Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n ní ilé rẹ? Ìyẹn àwọn ènìyàn tí o lè bá jìròrò, tí o lè bá sọ̀rọ̀ ní ìgbà tí ìwọ bá nílò iran lọ́wọ́ nípa nǹkan àbí tí o nílò àlàyé nípa ohun kan tí kò yẹ ọ. Ìbérè yìí jẹ́ ìbérè tí o ní láti rò dáadáa. Nítorí pé tí o bá ní àwọn ènìyàn bí ọlọ́gbọ́n, àwọn ènìyàn bí onímọ̀, àwọn ènìyàn bí òye, pàápàá jùlọ àwọn ènìyàn tí wọ́n ní ìmọ̀ ju ẹ lọ nípa ohun kan tàbí tí wọ́n ní ẹ̀kọ́ àti ìrírí nípa ohun kan tí wọ́n sì lè ṣàlàyé fún ẹlẹ́kùn rẹ rẹ. Ilé máa ń jẹ́ kí a túbọ̀ ní ọgbọ́n sini. Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n lọ́gbọ́n ni a ṣe rere fi ń ṣe kíni, ni a fi rere fi ń kọ́gbọ́n. Àti wípé ẹ̀hun ọgbọ́n, ẹ̀hun Yorùbá ọmọdé gbọ́n, àgbà gbọ́n òun la fi dá ilé Ifẹ̀. Tí o bá mú ọgbọ́n arákùnrin kan àti arábìnrin mì tí o pàpọ̀, ilé yìí ni o máa fi ṣe ọgbọ́n tí o máa fi ṣe ìwúlò fún ara rẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ohun tí ó ń yọ ọ́ lẹ́nu tàbí tí ó ń dà ọ́ nínú tàbí tí ó ń fa àìsùn fún ẹ le jẹ́ ohun tí ẹnìkan ti là kọjá rí tó sì ní ìmọ̀ nípa ẹ̀. Eléyìí á fún ní ìrírí láti lè ṣàlàyé àbí láti kọ́ ẹ lẹ́kọ̀ọ́ wípé báyi nìko ṣe, báyi nìko ṣe. Ọgbọ́n ọlọ́gbọ́n ó máa ń ran ni lọ́wọ́ púpọ̀ láti má lè ṣe àṣìṣe nípa ohun kan. Nítorí wípé àṣìṣe a máa ń mú kí ènìyàn máa poyì no ojú kan. Ṣùgbọ́n ní ìgbà tí o bá ti lè ní àǹfààní láti yege nípa nǹkan, nípa ọgbọ́n tó ti kọ́ àbí ìmọ̀ tí o ti gbọ́ lọ́tọ̀ọ̀dùn nìkan pé ya gbàlagbà ni, olùkọ́ ni tí o fi ṣe gẹ́gẹ́ bí olùdámọ̀ràn tí ó ti wá kọ́ ẹ ní ọgbọ́n yi, tí ó mú ọgbọ́n yi tó fi lò, ó máa jẹ́ kí o ní àṣeyọrí nípa ohun tí o bá fẹ́ tẹ̀síwájú. Láìsí ọgbọ́n láti tẹ̀síwájú nínú nǹkan, ó lè mú kí ènìyàn dá orogún sí ojú kan láì tẹ̀síwájú. Omi adágún sírẹ̀, ó máa ń rùn ni. Kíni ìgbà tí o bá rí wípé ibi kan ni o ò mọ̀, boyà otún ní kó lọ sí àbí ósì ní kó lọ sí, ohun tó tọ́ òun náà ni láti gbé ro lọ bá àwọn ènìyàn tó ní ìmọ̀ ju ẹ lọ. Já làá bóyá ẹni tí ó ti ní ìrírí nípa ẹ̀, ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ kan kùn. Ọmọ ilé ẹ̀kọ́ gíga tí ó wà ní ọdún kẹrin tí ẹ̀hun olùkọ́ wá ṣe àlàyé ẹ̀hun nípa nǹkan fún un, nípa ẹ̀kọ́ rẹ̀ fún tí kò yẹ, tó ṣàlàyé tí kò yẹ, tí ó bá lọ bá akẹgbẹ́ tí ó wà ní ọdún kejì àbí ọdún kẹta, ẹni tí ó ti rí ìrírí yìí sẹ́yìn tí ó sì ti ní òye kó wá lọ bá wípé "à ẹ jọ ẹ dákún, ibi báyìí ni òye mi mọ̀ nípa kíni, ọ̀nà wo ni mo lè gbé bá." Ẹni yẹn ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ tó ti gba irú ẹ̀kọ́ yìí kọjá tó sì ti ní àṣeyọrí kó ṣe kíni, kó ṣàlàyé fún un pé báyi nì ko ṣe tò, báyi nì ko ṣe yìí, ọ̀nà báyi nì ko rin, ọ̀nà báyi nì ko tò, má rìn báyì, má ṣe báyì, gbà báyì, gbà báyì. Irú bẹ́ẹ̀ ó máa jẹ́ kó ní àṣeyọrí. Àṣe kí nítorí pé ẹni tí ó bá, ó jẹ́ ẹni tó ti ní ìmọ̀ nípa ohun tí òun ní ìṣòro nípa ẹ̀. Ọgbọ́n ọlọ́gbọ́n tí o bá ní ní ilé àbí tí o ní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí tí o ní gẹ́gẹ́ bí ará, òun ni ó máa jẹ́ kó la àwọn ìṣòro púpọ̀ ní ọ̀nà tó rọrùn jù. Nítorí láìrí bẹ́ẹ̀, ó ṣe é ṣe kó máa rípo, kó máa pa'ra, kó máa pa, kó sì jẹ́ wípé ohun tí òun wá lọ sí ṣòkòtò ó wà ní àpò ṣòkòtò ẹ. Ṣùgbọ́n nítorí pé bóyá ìwọ ò mọ̀ wípé ọgbọ́n ọlọ́gbọ́n ni, ó wá ṣe kíni ló mú ẹ máa ṣe àwọn èyí ní ojú kan. Ọgbọ́n ọlọ́gbọ́n ó máa ń ràn ni lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọgbọ́n ọlọ́gbọ́n a máa ń fún ni ní òye nípa nǹkan kò ní jẹ́ kí ènìyàn máa ṣe àṣìṣe, ó máa ń di àṣìṣe kù ni. Lóòtọ́ àṣìṣe ò lè ọ̀gà. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí òun bá ti ní ọgbọ́n tó ní ẹni tí ènìyàn lè bá sọ̀rọ̀ nǹkan, tó ní ẹni tí ènìyàn lè jìròrò wípé "à ohun báyìí ni ń yọ mí lẹ́nu, ohun báyìí ni kò yé mi o", ẹni yẹn á lè sọ, ń ṣàlàyé fún un wípé ní báyìí, ṣe báyìí, tọ̀ ọ́ báyìí, lọ báyìí, a sì jà sí ibo ṣe ń fẹ́. Ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pé a ṣe rere ní ọ̀go. Ẹ̀mí gbàgbọ́ wípé wọ́n ní ẹ̀hun, ibi tí àgbà bá wà, a kì í fi ibẹ̀ tẹ ilẹ̀. Èyí túnmọ̀ sí ibi tí ọgbọ́n bá wà, ohun tó da ló máa ń jáde níbẹ̀.

Ṣé o máa ń sá eré àbí ìwọ máa ń ṣe jẹ́jẹ́? Tí a bá sọ̀rọ̀ nípa eré sísá, òun ni wípé Yorùbá ní pé àgbàlagbà tí ń sáré nínú oko, tí ǹkan ò bá le dajudaju ó ń le ǹkan ni. Èléyìí túmọ̀ sí wípé a kì í sáré láì nídìí. Tí a bá ń sáré, kí ni ohun tí a fẹ́ yọ níbẹ̀? Tí a ò bá sì sáré, kí ni sùúrù tí a dì mú fẹ́ yọ? Eré sísá túmọ̀ sí wípé a fẹ́ tètè rí ohun kan gbà ní kíá kíá. A fẹ́ tètè rí ọ̀nà àbáyọ sí ohun kan. A ní àkókò díẹ̀ láti ṣe ohun kan kí ẹ ó sì tẹ̀ wá lọ́wọ́ ní kí àkókò yẹn tó kọjá. Àpẹẹrẹ, tí wọ́n bá ní wákàtí márùn-ún lo ní láti ṣe iṣẹ́ báì báì, láti kọ orúkọ yìí sílẹ̀, wákàtí márùn-ún lo ní àbí ìṣẹ́jú méjì péré lo ní. Tí ẹni náà dẹ̀ mọ̀ wípé ìṣẹ́jú yẹn kéré láti ṣe ohun yẹn, a ṣe kíni? A sáré. Kò ṣe wípé kí ènìyàn fi ẹsẹ̀ sá eré nìkan. Nípa kíkanjú, eré sísá ni. Nípa yíyára mọ́ ǹkan kí a ṣe kíá kíá fún ǹkan, eré sísá ni. Tó eré sísá ní túmọ̀ sí wípé kí a ṣe kánmọ́ kánmọ́, kí a jẹ́ fáfá, kí a tètè tẹpá mọ́ṣẹ́, kí a tètè fi ǹkan sí àsìkò, kí a tètè ní, ní ọ̀nà kí a sì ṣe. Ọ̀pọ̀lọpọ̀, ó dè jẹ́ wípé nígbà tí a wá ń sá eré yìí, ó lè fa àṣìṣe, ó lè fa ìṣubú, ó lè fa kí ènìyàn kó tún ṣe kí ni, kí ó tún rí àríwọ sẹ́yìn. Nítorí pé nígbà tí ènìyàn bá ń kanjú, ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe. Ní wọ́n ṣe máa ń sọ wípé ìkánjú kò la ọbẹ̀ gbígbóná. Òun túmọ̀ sí wípé tí ọbẹ̀ bá ń gbóná, eyín o lè fi ìkánjú lá. Èèyàn máa ní sùúrù kó tutù kó tó ṣe kí ni, kí ó tó la àbí kó tó jẹ irú ọbẹ̀ bẹ́ẹ̀ ni. Òun, èléyìí lè tún wá, èléyìí fi yé wa wípé ohun gbogbo kọ́ ni eré sísá jẹ́ fún. A ò lè sáré fún ohun gbogbo. Kò ń ṣe ohun gbogbo la má máa fi eré sá sí. A gbọdọ̀ ṣe kí ni, a gbọdọ̀ mọ àsìkò láti ṣe kí ni, láti sinmi, láti fi àkàbàlẹ́ ka wò pé ṣé irú, ìpò tí mo wà yìí ṣé ó gba kí n sáré? Ṣé ó gba kí n rìn? Ṣé ó gba kí n, kí n ṣe wàhálà? Ṣé ó gba kí n ṣe ní kíákíá. Tí kò bá gba, èèyàn á ṣe kíni, èèyàn á ṣe pẹ̀lẹ́ sí. Tí ó bá gba, èèyàn á ṣe ní kíá kíá kíá. Bí ó bá ṣe gba ni èèyàn ṣe máa ṣe. Ṣùgbọ́n nípa pé a ń dù pé kí a tètè ṣe ohun kan tán, kí àkókò tó lọ, kí a fi sí ọ̀kan wípé a kò gbọdọ̀ ṣe àṣìṣe, ìyẹn lọ bẹ́ẹ̀.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Kí ni a ń pè ní ẹja? Àkọ́kọ́, ẹja jẹ́ ohun, ẹh, ohun tí àwọn òyìnbó ń pè ní fish. Èyí ni oúnjẹ kan tí Yòòbá fẹ́ràn jù. Ó jẹ́ oúnjẹ aṣa-aṣara lóore tí ó máa ń fún àwọn ènìyàn ní okun, tí ó sì ń fún àwọn ènìyàn ní ohun tí ó wọ́pọ̀ nínú àwọn ohun tí wọ́n nílò. Ti wọn bá bèrè wípé ṣe o mọ̀ bí a ti ń pẹja, ọ̀nà oríṣi bí mẹ́ta ni ó pín sí. Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Àkọ́kọ́, ó lè jẹ́ wípé ìbéèrè tí wọ́n ń béèrè ni pé ṣé o mọ̀ bí a ṣe ń pẹja gẹ́gẹ́ bí a pẹja. Ìbéèrè yìí kò lè jẹ́ fún gbogbo ènìyàn. Ẹni tí wọ́n bá bi ní ìbéèrè bẹ́ẹ̀, ó lè jẹ́ ẹni tí ó ti gbé ní etí i-i-ìhín odò àbí ó jẹ́ ọmọ ìlàjẹ àbí àwọn ọmọ ibi tí wọ́n ti ń pẹja tó jẹ́ pé iṣẹ́ ẹja pípa òun ni iṣẹ́ òjọ́ wọn. Ọ̀nà kejì, tí wọ́n bá béèrè lọ́ ènìyàn pé ṣe o mọ̀ bí a ti ń pẹja, ó lè jẹ́ wípé wọ́n fi béèrè wípé ṣe o mọ̀ bí a ti ń ṣe ohun kan. Boya ṣé o mọ̀ bí a ti ń ṣe ohun kan. Ẹja lè jẹ́ bí, ẹh, akawe ọ̀rọ̀. Ṣé o mọ̀ bí a ti ń ṣe báìi? Ṣé o mọ̀ bí a ti ń ṣe báìi? Ṣé o mọ̀ ọ̀nà tí à ń gbé ohun bayi gba Níwọ́n gbá ti wọn ba ti bèrè ibere yẹn, bóya eyanbló máa wa mọ bó ṣe fẹ́ dáhun rẹ̀. Ẹ́lẹ́ẹ̀kẹta ni wípé tí wọ́n bá bèrè wípé ṣe o mọ̀ bí a ṣe ń pa ẹja, òun ni pé mo fẹ́ kọ́ ẹ ní ọ̀nà tí màá jẹun. Àwọn ènìyàn ni pé má fún mi ní ẹja jẹ. Kọ́ mi bí a ti ń pa ẹja. Ìyẹn ni pé fí ọ̀nà bí màá ṣe máa rí jẹun hàn mí. Má kọ́ máa fún mi ní oúnjẹ. Ọ̀pọ̀lọ́pọ̀ eleyi máa ń wáyé nígbà tí a bá sọ wípé tí ẹnìyan bá sọ pé à, ẹ ò lè, ò dẹ̀ kọ́ mi ní, ẹh, ohun bí a ti ń jẹun. Rárá o, mo máa fi ọ̀nà hàn ẹ ní. Dipo kí n wá sọ̀dọ̀ ẹ lónìí, kó fún mi lowo Kí n tú wá sọ̀dọ̀ lọ́la kó fún mi lowo Kọ́ mi bí mo ṣe lè máa pa ẹja. Fí ọ̀nà hàn mi. Èmi náà fẹ́ máa mọ̀ ọ́ ṣe. Èmi náà fẹ́ máa dápa ẹja. Nígbà tí ó bá wá ti wá, tí ènìyàn bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí ó fẹ́ràn, ó lè kọ́ eyan, ó sì lè máa kọ́ ọ eyan. Bi ìyẹn ṣe jẹ́ niyẹn. Ẹ ṣéun.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ pé èmi ni béèrè lọ fún, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí wípé ní Nàìjíríà a wulẹ̀ ní ìkan ní tó sì wà níbí ṣùgbọ́n ilé ìkó ṣe tó yára ó má ń pẹ́. Ṣùgbọ́n àwọn ènìyàn fẹ́ràn láti máa lo ọkọ̀ ojú irin yii torí wípé, ẹ́, ọ̀pọ̀ ìgbà ló má ń, owó rẹ̀ ó má ń kéré púpọ̀ sí owó ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀. Tí ìrìnàjò iná bá sì jẹ́ ìrìnàjò tó jìn, tó jẹ́ owó yẹn máa pọ̀, a máa lo ọkọ̀ ojú irin. Ẹ̀h, Yorùbá a máa pè é ní, ẹ́, ọkọ̀ ojú irin. A máa ń sábà pè é lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn kan sì máa ń sìn pé ní rélúwè. Wọ́n máa ń pe rélúwè. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé tí ènìyàn bá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó wá ní ààrẹ lúwẹ̀ẹ́ ló ti ń ṣiṣẹ́. Rélúwè yìí wọ́n mú jáde nínú orúkọ, ẹ́, èdè Gẹ̀ẹ́sì táa pè ní railway làwọn wá pè ní rélúwè kó lè bá dún ní ìlànà ti Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rìn ní ọkọ̀ ojú irin, ṣùgbọ́n fún ìgbà mélòó kan mi ò rìn ní ọkọ̀ ojú irin torí èmi náà ti ní ọkọ̀ tí mo fi ń ṣe ẹsẹ̀ rin lọ ọ́ bàí.

Ṣé o máa ń mu àwọn mímu pirotíìnì? Èmi ò kí ń mu àwọn mímu pirotíìnì. Èmi fẹ́ràn láti máa mu omi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àìní mo bá tún mu àwọn, aládùn mi, àwọn bí. Ọtí ẹlẹ́rìndòdò ni a wá ń pè, àwọn ọtí ẹlẹ́rìndòdò. Mo máa ń mu ọtí lẹ́ẹ̀kọ̀kan. Mo sì máa ń mu àwọn ìbílẹ̀ wa mìíràn bí ẹmu, bí gégémù ni màá mú. Mi ò tíì mọ ohun tí pirotíìnì jẹ́ gan ní pàtó. Boya òun mímu ẹlẹ́rìndòdò ni àbí ọtí líle ni, abí ọtí wáìnì, kò tí ì yé mi ní pàtó. Torí náà mi ò lè rò wípé ó jẹ́ ohun mímu tí mo máa ń mu àbí ohun mímu tí mo máa fẹ́ràn si lọ́wọ́ báyìí. Èmi ò kí ń bá wọn mú.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ràn láti má a ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ìdí bí mẹ́ta kan nì. Àkọ́kọ́ náà ó yára ó sì rọ̀mílọ́run, kò nílò wípé mo ń se wàhálà jáde lọ sí ibìkan àbí iminran. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n sì máa ń gbé àwọn ohun tí mo bá rà wá sínú ilé mi gangan. Ikeji ni wípé mo ní ànfàní láti wo ohun tí mo fẹ́ rà láti yẹ̀ ẹ́ wò dáadáa. Bóyá mo wà ní ibìkan tó jẹ́ wípé mi ò lè rí ohun náà rà àbí mi ò ní ànfàní láti jáde wá rí ohun bẹ́ẹ̀ náà, mo lè wo Íńtánẹ́ẹ̀tì kí n wá rí i kí n sì lè rà á ní ojú ẹsẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ àwọn nǹkan mi ó máa ń ṣòro láti rí ní ìhìn àgbègbè mi, bóyá láti ẹni tí ó ń ta àbí ẹni tí ó ń ta ojúlówó. Ṣùgbọ́n lórí Íńtánẹ́ẹ̀tì mo lè ní ànfàní bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, èmi mo máa ń ra nǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì mo sì fẹ́ràn láti má a ra nǹkan dáadáa níbẹ̀. Ẹ̀ṣeun.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, èmi máa ń rántí àlá mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí wípé èmi gbàgbọ́ wípé ó ní iṣẹ́ tí àlá ní láti ṣe tí a fi ń là. Èmi máa ń rántí àlá mi dáadáa tí mo bá jí tán tí mo ń là á là nípa ohun kan, mo lè kọ̀ ọ́ sílẹ̀, mo sì lè sọ fún ènìyàn kan, mo lè bé ènìyàn jìròrò lórí rẹ̀, mo sì lè ṣe jìròrò ọkàn lórí rẹ̀, eléyìí tí à ń pè ní meditation. Èmi máa ń rántí àlá mi dáadáa. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá sì là á là, mo fẹ́ láti mọ ìtumọ̀ rẹ̀ torí tó bá jẹ́ àlá tí òye mi ò gbé, mo lè fi tó àwọn tí ó dàgbà jù mí lọ. Tétí pé ó kí àlá mi ò, báyìí báyìí ni mo ṣèlà, kí ni èrò yìn? Ẹ̀ àmọ̀ran wo lẹ́ lè gbà mí lórí rẹ̀. Kí ni nǹkan tí ó túmọ̀ sí? Nítorí ó ní iṣẹ́ tí àlá máa ń jẹ́ ní ayé ènìyàn. Àlá kì í kọ́ dède ṣe, kí ni èmi ò ní ìgbàgbọ́ wípé àlá gọ́. Nígbà tí máa ti là á là tí mo sì rántí, màá pe àwọn ènìyàn tó súnmọ́ mi láti ṣàlàyé rẹ̀ fún mi, láti yanànà ẹ fún mi, láti sọ nípa rẹ̀ fún mi. Bo ya ohun kan ni kò yẹ mi nípa àlá mi ni òun. Nítorí pé àlá tí a lá lójú orun, ọ̀pọ̀ ìgbà ló máa ń padà wá ṣẹ lójú ayé. Mo ti ní àkíyèsí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé tí máa là á là báyii, tó bá ṣẹlẹ̀ lójú ayé, a padà wá ṣẹlẹ̀ sí mi. Nítorí náà nko, mo máa ń fẹ́ láti rántí àlá mi láti sì ṣe ìbúlù ọ̀sìn. Bẹ́ẹ̀ni, èmi máa ń rántí àlá mi dáadáadáa, mo sì máa ń ṣe àkíyèsí àwọn ohun tó ṣẹlẹ̀ sí mi níbẹ̀. Gbé ọ̀pọ̀ ìgbà ó máa ń jẹ́ ìkìlọ̀ àbí ì-ì-ìránnilétí àwọn ohun tí yóò ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣé ẹ̀rọ ìgbésókè àbí ìgbóhùnsókè? Ẹ̀rọ ìgbóhùnsókè ni a mọ̀ sí microphone ní èdè gẹ̀ẹ́sì. Microphone ní èdè gẹ̀ẹ́sì. Ìgbóhùnsókè, ó máa ń ran ni lọ́wọ́ láti kí òhun èèyàn gbẹ́ sókè bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìgbóhùnsókè. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà ní ilé ẹ̀kọ́ tí mo fẹ́ bá àwọn akẹ́kọ̀ọ́ mi sọ̀rọ̀ tí wọ́n sì pọ̀ ní iwájú mi ò ni àwọn ẹ̀rọ ìgbóhùnsókè tí mo máa ń lò tó jẹ́ kéékèèké tí ó máa ń wà ní kéreké ibi tí ẹnu mi ni mo máa sì fi sọ àwọn ọ̀rọ̀ yẹn. Níwọ̀n ìgbà tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀ tí ẹ̀rọ ìgbóhùnsókè yẹn sì ń ṣiṣẹ́, àwọn ọ̀rọ̀ mi yóò máa já. Ẹ̀rọ ìgbóhùnsókè ó dára torí àwọn èèyàn á ní àǹfààní láti gbó ohun tí ènìyàn ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà láìsí wípé àmúlùmálà bí wọ́n ò gbọ́. Ọ̀pọ̀ tí ibi ìpéjọpọ̀ ènìyàn púpọ̀ bá wà, tí àwọn ènìyàn kan sì wà ní ẹ̀hìn pátápátá, tí àwọn kan bọ́ síwájú, àǹfààní wà fún àwọn tó wà níwájú láti gbọ́ ènìyàn ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń lo ẹ̀rọ ìgbóhùnsókè ó máa jẹ́ kí gbogbo ènìyàn kó gbóyàn ní àgbọ̀yé àti kí ohùn èèyàn kó já sókè dáadáa. Tí ó bá sì ṣelẹ́ bá yẹn, kò sí ọ̀nà méjì pé ò ṣe ẹ̀rọ ìgbóhùnsókè tí ó ń ṣiṣẹ́ lọ. Ẹ̀rọ ìgbóhùnsókè ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti sọ̀rọ̀.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ìsọdọ̀tun ọkàn jẹ́ ohun tí a mọ̀ sí ìrònúpìwàdà. Ìyẹn ni láti ro ìrònú ènìyàn nípa ohun kan àti tàbí ohun tí ènìyàn ń gbé ṣe tí kò tọ̀, tí kò sí ní ìlànà tí ó dára. Ìsọdọ̀tun ọkàn ni láti yí ọkàn ènìyàn padà nípa ohun kan yálà bóyá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ ohun tí kò dáa. Ẹ jẹ́ ń ṣe àpẹ́re. Bí àpẹẹrẹ ẹni tí máa ń mu ọtí à mú para, tí ń mu ọtí à mú para, tí ń mu ọtí à mú para lọ́pọ̀lọpọ̀ ìgbà tó de je wípé otí à mú para ó ti ń fa àìlera àti àìsàn sílárá ó sì ti ń fa ọ̀pọ̀lọpọ̀ ohun sìín. Tí àwọn ènìyàn ń gba ní ìmọ̀ran wi pé yí padà, ṣe ìsọdọ̀tun ọkàn, yí padà, ṣe ìsọdọ̀tun ọkàn, yé mú ọtí ì mọ̀ tó bá ronú sí toro lọ. Boyá látàrí ìbànújẹ́ ọkàn àbí ìjàmbá tó bá bá pàdé lẹ́nu ìmù tí para yen abí ohun tó ṣẹlẹ̀ sí tí kò dára. Ó lè mú tí kò yí kó jábọ́, kó fara pa. A lè ronu wí pé, "à, ọtí mímu yìí kò ń ṣe ohun tí ó tọ̀nà, kò ń ṣe ohun tí ó dáa, jẹ́ kí n yí padà, jẹ́ kí n wá ǹkan mi ṣe." Iru ení bẹ̀ ó lè ṣe ìsọdọ̀tun ọkàn. Ìsọdọ̀tun ọkàn ni yíyí ọkàn ẹni padà sí ohun tó dáa láti kúrò nínú ìbàjẹ́ àbí ìwà tí ó dáa ní wíwu. Ẹ ṣé.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò, mo máa ń bá olólùfẹ́ mi, ìyàwó mi, aya mi dáadáa ṣe ìpè fídíò. Ìpè fídíò ni láti rí ojú ra wa, lási ti rí pé ibi báyìí ni ẹni bẹ wá. Ni ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá jáde lọ sí ibi kan àbí ó fẹ́ fi ǹkan hàn èèyàn ní ibi tó wà a bí ó rí ǹkan tó dáa pé. Ohun yìí ó ṣeéṣe kí aya mi kó ní ìfẹ́ ṣe, ó ṣeéṣe kí kíníyì kó wù ẹni báyì. Jẹ́ kí n fi hàn. Aá pè ní ìpè fídíò, a lè pè ní orí WhatsApp, a lè pè lórí Snapchat, a lè pè ní orí àwọn application bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti máa pè ìpè fídíò. Ìpè fídíò ó ṣi dáa. Bóyá ẹni tí èèyàn tiẹ̀ ti rí ní ọjọ́ tó ti pẹ́ ni, bí ẹni tó wà ní ilẹ̀ òkèèrè tàbí tó wà ní ìlú jíjìn tó sì ti pé tí èèyàn ò ríra. Èèyàn a bá irù ẹ́ní bẹ́ẹ̀ ṣe ìpè fídíò. "À, mo fẹ́ rí ojú rẹ. Báwo ni àlàáfíà? A ò máa tútù yọ̀kẹ́ síi, ojú ẹ máa tún dán." Ìpè fídíò ló lè fún èèyàn lánfààni láti rí bí ènìyàn ṣe wà dáadáa tó. Bóyá ẹnìkan ti ẹ̀ wà ní ilé ìwòsàn, èèyàn lọ wò èèyàn wá fẹ́ fi hàn àwọn ènìyàn pé ẹ wo arákùnrin yì ó wà ní ilé ìwòsàn, èèyàn á ṣe ìpè fídíò. Ìpè fídíò èmi máa máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì dára. Ẹ ṣeun.

Ní ìgbà wo ni o kéyìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ títè mi, ojoojúmọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń kọ́ ǹkan tuntun. Torí olùkọ́ ni wá, a sì tún jẹ́ akẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí olùkọ́ àti akẹ́kọ̀ọ́, a máa ń kọ́ ǹkan tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Ǹkan tuntun nípa pé a lè ṣàlàyé fún ènìyàn pé, "rin báìí, ṣe báii, lọ báìí." Ǹkan tuntun ní wípé nípa ohun tí à ń kọ́ lọ́wọ́, a lè, wón lè ṣe sẹ́mínà fún wa, dá gbogbo wa ní ìdálẹ̀ lẹ́kọ̀ọ́ nípa ohun kan tuntun tó jẹ́ kí ń Nítorí ẹ̀kọ́ wa ó ní ṣe nípa ìsọ̀rọ̀ àti ìbánisọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àti lórí ayélujára àti ìlò iun ìbánisọ̀rọ̀ fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀. A ṣe kẹ́kọ̀ọ́ lórí ìbánisọ̀rọ̀ fún òṣèlú. So ìbánisọ ì ní irú ìlànà yìí, ojoojúmọ́ ni a need là tí, láti máa kọ́ ẹ̀kọ́. A nílò láti kọ́ ẹ̀kọ́ tuntun, ẹ̀kọ́ lórí ṣíriṣí, ìmọ̀ lórí ṣíriṣí torí ẹ̀kọ́ lọ títí, ìmọ̀ sì lọ títí. Kò sí ìgbà tí a kí ń kẹ́kọ̀ọ́. Ni ọjọ́, ẹ́, ọjọ́ ajé tí a sì ló kọjá yii, a sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ ránpẹ́ fún ẹni kan tó ṣẹ̀ fẹ́ gba oyè, èyí tí àwọn òyìnbó ń pè ní Prefill. Ìdánilẹ́kọ̀ọ́ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó sì lọ títí. So torí bẹ́ẹ̀, ní enú iṣẹ́ títè mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń kọ́ ǹkan tuntun.

Ṣé etí rẹ dáa? Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí ọwa ni ẹh ara ìwúlò ara tí ó wúlò dáadáa. Wọ́n á ní etí ò sí mọ́, orí dàpọ̀ la igi. Ìyẹn ni wípé tí a bá yọ etí kúrò ní ẹrùn ara, àpọ̀là igi lásán ni ara máa jẹ́. Etí ni a fi ń gbọ́rọ̀. Ọ̀rọ̀ tí aba fi etí gbọ́ ni ó lọ sínú ọpọlọ wa tí a máa ṣekíni tí òye è àlè yé wa. Òye tí ọpọlọ bá fún wa nípa ọ̀rọ̀ tí a gbọ́ yóò máa so ohun tí a fẹ́ ṣe kí ó tẹ̀lé tí a fẹ́ ṣe. Tí a bá fi etí gbọ́rọ̀ wípé "lọ fọ aṣọ", orí wa ló máa sọkọ pé "òun bàí ni ọ̀rọ̀ tí wọ́n sọ", túnmọ̀ sí wípé kí o lọ láti lọ fọ aṣọ. A wá ṣẹ̀gbé láti lọ fọ aṣọ. Èyí la máa rí wípé àwọn tí etí wọn ò bá dára àbí tí wọ́n ní ìṣòro àti máa gbọ́ ènìyàn ní àgbọ́yé, wọ́n lè máa lo ohun tí à ń pè ní olùrànlọ́wọ́ ìgbọràn tí a ń pè ní hearing aid ní èdè gẹ̀ẹ́sì tàbí kí wọ́n máa lo ẹhún ìbánisọ̀rọ̀ nípa ìlò àmì yẹn sign language. Ṣùgbọ́n ẹni tí etí rẹ dára bí i tèmi torí etí tèmi dára, mo ń gbọ́ ọ̀ràn ní àgbọ́yé, mo sì ń lè mú un lò láti ṣe ohun tí ọ̀rọ̀ náà àbí ẹni náà bá sọ fún mi.

Ọkọ̀ akẹ́rù, nígbàwo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ni ìbéèrè, túnmọ̀ sí ìbéèrè yìí, ọkọ̀ akẹ́rù kò wúlò wọ́pọ̀ níbí. O ti pẹ́ tí èmi ti gun ọkọ̀ akẹ́rù, kì í ṣe ọkọ̀ tí èmi fẹ́ mọ̀ sí láti máa gun, nítorí ó máa ń bá ìjàmbá àti wàhálà dé. Ìkíni ni wípé ọkọ̀ akẹ́rù a máa kó ènìyàn àti ẹrù papọ̀, tí ó sì kí ń fún ènìyàn ní àǹfààní láti gbádùn ìrìnàjò yẹn àbí láti rí afẹ́fẹ́ àbí kí òrun tó ń jáde láti ara ẹrù kí ó máa pa ènìyàn. Èmi ní ọkọ̀ kékeré tí mo fi ń ṣe sẹ̀rin, kó ń jẹ́ kí ni àǹfààní láti máa wo ọkọ̀ akẹ́rù. Tó bá jẹ́ ọkọ̀ tí ó ń kó èrò tó jẹ́ èmi àti àwọn ènìyàn kan ni a ó jọ wà nínú ẹrù yẹn, irú yẹn mo fẹ́ràn sí, ṣùgbọ́n ọkọ̀ akẹ́rù kò ń ṣe ọkọ̀ tí èmi fẹ́ràn sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo máa wọ nú rẹ̀ rárá. Ọkọ̀ akẹ́rù kò bá mi ní ara mu lọ́pọ̀lọpọ̀ ìgbà, nítorí kò mú ìrọ̀rùn wá. O ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn, mo lè sọ wípé ìgbà tí mo wà níbí ọmọ dún mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́tàdínlógún ni ìṣẹ̀lẹ̀ tí pé mo nílò láti gun ọkọ̀ akẹ́rù ti ṣẹlẹ̀ kẹ́yìn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo ní oríṣiríṣi ago ọwọ́ tí mo máa ń wọ. Èmi máa ń fẹ́ràn láti wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ ohun iṣẹ́ tí ó ń ṣe, ó dúró ní ọ̀nà bí i méjì fún mi. Ó jẹ́ ohun ìṣaralóore, ó sì jẹ́ ohun tó rán mi lọ́wọ́ láti bu ago ọwọ́ mi. Ní ẹ̀wọ̀n ìgbà tí ènìyàn bá múra, o lè fa ago ọwọ́ sí i láti kí ìmúra yẹn kó lè pé. Ó ní àwọn ago ọwọ́ kan tí ó bá àwọn aṣọ ìgbàlódé kan lọ. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, ó ní irú ago ọwọ́ tí a máa wọ̀ sí i. Àwọn ago ọwọ́ mi wa a ò lè wọ̀ fún àwọn aṣọ ìgbà kan. Ago ọwọ́ sì máa ń jẹ́ kí ènìyàn dúró ní ènìyàn tí ó jẹ́ ẹni tí àwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí ènìyàn tí ó pé, torí ẹ pé tí ó mọ ohun tí ó ń ṣe, torí ó máa ń jẹ́ kí ènìyàn kó tún bá lé wọn dáadáa kó ara rẹ̀ balẹ̀. Ó máa ń jẹ́ kí àwọn ènìyàn ríi pé dájúdájú ẹni yìí, ìmúra sí rẹ̀, ó dára, ó sì pé. Ìṣe tí ago ọwọ́ ń ṣe ènìyàn yàtọ̀ sí pé a lè sáré wo ohun tí ọjọ́ sọ lọ́wọ́ ẹni, dípò ká ṣe máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí fóònù wọn. Ó yára láti wò láti ago ọwọ́. Èmi fẹ́ran ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣé ò tí mo bá múra tán tí mo máa wò, èwo nínú àwọn ago ọwọ́ mi tí mo nílé ni ó bá aṣọ yẹn lọ àti ìmúra àti òde tí mò ń lọ ni ó bá lọ.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Rárá, èmi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Níwọ̀n ìgbà tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú ènìyàn tó wà ní tòsí mi àbí tí mò ń bá ènìyàn sọ̀rọ̀ lórí fóònù, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé ohùn mi ó jagẹlẹ̀, ohùn mi ó sì dùn gbọ́, ó dá, ó, ó já dáadáa, ó sì lè wù tètè yé ènìyàn bí mo ṣe ń sọ̀rọ̀. Mi ò kí ń sọ̀rọ̀ bí a ká lòlò yẹn tí àwọn òyìnbó pè ní stammerer. Mo máa ń sọ̀rọ̀ ní ìpele tí ó máa yé ènìyàn, mi ò sì kí ń mú ọ̀rọ̀ mi pọ̀. Ọ̀rọ̀ mi a máa yé ènìyàn dáadáa. Nítorí ẹ, mi ò rò wípé mo nílò láti lo ẹ̀rọ ìrànwọ́, ìrànwọ́ ohùn kankan. Ohùn mi ń jáde ní ọ̀nà tí àwọn ènìyàn tó ń gbọ́, tí wọ́n ń gbọ́, tí ó sì ní ìtumọ̀ àti òye nínú. Ẹ̀rọ ìgbóhùn, ì, ẹ̀rọ ìrànwọ́ ohùn ó jẹ́ ohun tí àwọn ẹlòmíràn wọn lè lò. Ṣùgbọ́n ilé ìtẹ́ mi tún lè lò ni ìgbóhùn sókè. Níwọ̀n ìgbà tí mo máa ń bá àwọn akẹ́kọ̀ọ́ mi sọ̀rọ̀ tí wọ́n sì pọ̀ ní iye, mo máa nílò ẹ̀rọ ìgbóhùn sókè láti bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn ilé yìí, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kankan torí ohùn mi ó já, ó dùn gbọ́, ó sì ní ẹ́h, òye nínú ọ̀rọ̀ mi. Mo máa ń sọ ní ṣíṣe tẹ́lẹ̀ ni, mi ò kí ń mú ọ̀rọ̀ mi pọ̀ tàbí jọ̀ọ́ pọ̀

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Ọmọ Yorùbá ni mí, oúnjẹ ilẹ̀ wa ó pọ̀ tí mo fẹ́ràn tí mo sì máa ń jẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ ìkórìíra kan bẹ́ẹ̀ni iyẹn ni ẹran ajá. Mi ò fẹ́ràn láti máa jẹ ẹran ajá rárá. Mi ò fẹ́ràn, mi ò lè ro wípé ó ní ìgbà kan tí mo jẹ ti mo mọ̀ dájú tí mo jẹ. Gẹ́gẹ́ bí i ìran Yorùbá náà, a kì í jẹ ẹran ajá ni tó jẹ ẹran tí ó, tí ó ní ṣe pẹ̀lú ìran wa. Àwọn Mùsùlùmí náà wọn kì í jẹ ẹran ajá bó tiẹ́jẹ́ wípé mi ò kí ń ṣe Mùsùlùmí mo jẹ́ Krístẹ́nì. Ṣùgbọ́n mi ò kí ń jẹ ẹran ajá. Tó bá jẹ́ oúnjẹ pàtó tí ènìyàn ò kí ń jẹ, mi ò fẹ́ràn ẹba. Mi ò fẹ́ràn ẹba. Ìyẹn ó lè jà dàbí ohun tó jájejì. Òkèlè ẹba jẹ́ òkèlè tí ó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń jẹ. Ṣùgbọ́n àwọn ìgbà kan sẹ́yìn mo ti jẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò fẹ́ràn ẹba ní jíjẹ mi kì í jẹ ẹba. Mo fẹ́ràn oúnjẹ mìíràn, mi ò ń jẹ ẹba lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn oun méjì yẹn ni mo lè tọ́ka sí wípé ó jẹ́ oúnjẹ kan tí mi ò kórìíra wọn gidi gan.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ̀? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́, òhun ni à ń pè ní AI prompt. AI prompt ni à ń pè ní Artificial Intelligent. Eleyi tumọ̀ sí i pé bí a ṣe lè bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ AI tí yoó lè ṣalàyé fún ènìyàn ní ọ̀nà tí ó dẹ̀ máa kún, tí àlàyé yẹn tí ó máa wúlò fún ohun tí ènìyàn ṣèwádìí. Èmi a máa lo AI láti ṣèwádìí. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ wípé olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ni mi. Gẹ́gẹ́ bí olùkọ́ àti akẹ́kọ̀ọ́, a gbọdọ̀ máa ṣe ìwádìí lóòrèkóòrè láti fi ìmọ̀ kún ìmọ̀, láti fi ọgbọ́n kún ọgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ohun ládẹ̀ gbọdọ̀ ṣe ìwádìí, ládẹ̀ gbọdọ̀ ṣe ìmọ̀ nípa ẹ̀. Nítorí pé gẹ́gẹ́ bí èmi, mo máa ń fẹ́ràn láti lo AI prompt láti bèèrè ìwádìí. Àwọn AI bíi Gemini nì emi a máa ń fẹ́ràn jù láti máa lò kí n lè fi ṣe ìwádìí mi wọ́n sì máa rán ìwádìí mi lọ́wọ́ lọ́wọ́ ba ohun tí ó wù mí láti kọ́ ohun ni AI prompt.

Kí ni o máa ń ṣe láti tayọ sí a àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ẹ́, mo mú iṣẹ́ mi lóku kùdùn. Mo rò wí pé mo nílò láti ṣe ohun kan láti tàrọ́ tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Kò sì sí ìfagagbága àbí ìdíje gbogbo nǹkan láàrin wa. Ṣùgbọ́n láti tayọ kí wọ́n sì rí mi gẹ́gẹ́ bí ẹni tó dáńtọ́ lẹ́nu iṣẹ́ mi láàrin àwọn alábàáṣiṣẹ́pọ̀, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń wádìí ìmọ̀ kún ìmọ̀ àti ọ̀nà tí mo lè gbà káwọn akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ mi tí ó sì máa yé wọn, tí ó sì máa ṣe ànfààní fún ẹ̀mí gan. Nítorí pé ìmọ̀ lọ tìtì, ohun tí ènìyàn bá dẹ̀ ní ìmọ̀ sí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ran ènìyàn lọ́wọ́ láti lè kọ́ ènìyàn. Ohun tí ènìyàn bá ní ìmọ̀ kò lè kọ́ ẹ̀lomiran. Tí mo bá ri wí pé láàrin àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa wọ́n ní ìmọ̀ nípa nǹkan, èmi náà lè ṣe ìwádìí láti mọ̀ ń pa wọ́n naa àbí kí èmi náà lọ kọ ìwádìí lọ tìtì.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀nà pọ̀ tí ènìyàn lè gbà ran ènìyàn lọ́wọ́, ó sì nílò irú ìrànlọ́wọ́ tí wọ́n bá bí i. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ nípa tí owó ni tí mo bá ní máa ṣe, tó bá jẹ́ ìrànlọ́wọ́ nípa ìmọ̀ àbí àlàyé àbí ǹkan mìíràn, màá ṣe. Ọ̀nà pọ̀ tí ènìyàn lè gbà ran ènìyàn lọ́wọ́. Tí akẹ́kọ̀ọ́ bá wá pé kó ṣe ìrànlọ́wọ́ fún nípa ohun tí ò yé òun, ó lè pe kó tún ṣàlàyé fún un ní ọ̀nà tó dára. Tí ọmọdé bá wá tó wá bá ẹ wí pé bóyá ko ran-ùn lọ́wọ́ láti gbé ẹrù kan tí ó wò jù lọ, kò lè ràn-án lọ́wọ́. Àgbàlagbà náà á ṣe irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ fún un tí wọ́n ò bá le gbé ẹrù tí ó wúwo. Oríṣiríṣi ọ̀nà ènìyàn lè ṣe ran ènìyàn ní ọwọ́. Mo fẹ́ràn láti ran ènìyàn lọ ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí ènìyàn bá máa ṣe kó má pa ènìyàn náà ní ara. Ọ̀nà tí a ń gbà ṣe ìrànlọ́wọ́ ó pò, kò sí ǹkan tí a lè fi ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn. A lè fún ènìyàn ní ohun ìní-yàn, bóyá àláya, aṣọ ni o, bàtà ni o, ago ọwọ́ ni o, ohun tí ènìyàn ò wúlò mọ̀ tí kò lò mọ̀ tí ó sì wò pé ó ṣe é ṣe kí ẹlòmíì kó lo, bí i aṣọ tí kò lè wọ̀ yàn lọ́run mo, nítorí pé ènìyàn tí fi ara kún sí ibi kan. A ṣe kí ni, ó lè fi irú aṣọ bẹ́ẹ̀ ṣe ìtọrẹ àánú. Nípa ṣíṣe ìtọrẹ àánú, ènìyàn lè ṣe ìrànlọ́wọ́. Nípa fí fún ènìyàn lóúnjẹ, bí bu omi fún ènìyàn. Oríṣiríṣi ọ̀nà la fi ń ran ènìyàn lọ́wọ́. Ọ̀nà sí irú ìṣòro tí ó bá dé ba ènìyàn ló máa sọ irú ìrànlọ́wọ́ tí ó nílò ní àsìkò ẹ. Ìràn-lọ́wọ́ tí ẹlò mìran ni, ẹni tí ó má má bá sọ̀rọ̀, tí ó má má bá jíròrò, ẹni tí ó má má gba ni àmọ̀ràn nípa ìgbé ṣe rẹ̀. Ìrànlọ́wọ́ kan náà nìyẹn.

Báwo ni o ṣe ma ń kojú àsìkò ìparí iṣẹ́? Ẹ́, àsìkò ìparí iṣẹ́ o jẹ́ àsìkò tí ó níṣe pẹ̀lú ìṣe tí a ń ṣe lọ́wọ́. Àwọn iṣẹ́ mi tí àsìkò ìparí rẹ̀ bá ti ń tó ènìyàn nílò láti ṣe kíákíá kí ó má di wípé iṣẹ́ tí èèyàn ti ń ṣe bọ̀ ó máa jásí asán. Tí àsìkò ìparí iṣẹ́ bá ti ń tó, àwọn tí mo ní láti gbé ìyẹ̀wò ni láti tún àwọn tí mo ti ṣe sẹ́yìn wò pé bóyá ó bá ìlànà mọ àti láti ṣe àyẹ̀wò fún àṣìṣe. Tí mo bá ṣe irú èyí tí mo rí àṣìṣe, màá tètè rí i dájú wípé mo ṣe àtúnṣe. Ṣùgbọ́n tí kò bá se àtúnṣe, ohun tókan láti wò ni kí n wo bí mo ṣe pa ìfẹ́ ìparí iṣẹ́ náà ní ọ̀nà tí yóò ti yọran ti. Tí mo bá sì ti ṣe léyìí tí àsìkò wà, ohun tókàn, òun náà ni láti sinmi. Ìsinmi ni wípé kí ọ̀pọ̀lọ lè tú sinmi sẹ́yìn kó ní ìfọ̀kànbalẹ̀ lórí ohun tó ti kó. Nítorí àsìkò ìparí iṣẹ́, o jẹ́ àsìkò tí tí ènìyan kan jù, ó lè ba gbogbo tí èèyàn ti ṣe dáadáa sẹ́yìn jẹ. but. Tí èèyàn ba fara balẹ̀, ó lè ran èèyàn lọ́wọ́ láti ṣe àtúnṣe lórí àṣìṣe tó wà tí wà sẹ́yìn yẹn lórí àsìkò ìparí iṣẹ́. Báyẹn ni ẹ ṣe lọ. Gbogbo ẹ náà ló ní ètò àti ìṣísẹ́ ìṣẹ̀lẹ̀ àti ìlànà tí èèyàn nílò láti tò. Àsìkò ìparí iṣẹ́ ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àsìkò ìbẹ̀rẹ̀ iṣẹ́ náà ṣe ṣe pàtàkì. Ẹ̀ṣeun.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ní ìgbà tí èmi bá wà nínú ọkọ̀, orin ni mo fẹ́ràn jù láti máa gbọ́, orin ni mo máa ń gbọ́ dáadáa. Ó wà léjò oríṣìíríṣìí o. Àwọn orin kan wà tó jẹ́ orin àṣàyàn tí mo ti ṣà sí inú orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ìyẹn fọ́ọ̀nù mi. Àwọn orin yìí ni mo máa wá ṣe ẹ orin ìsopọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀rọ orin inú mọ́, inú ọkọ̀ mi ni màá máa gbọ́. Tí ìrìnàjò ọ̀ún bá pẹ́, oríṣìíríṣìí orin ni ẹ̀rọ náà yóò máa kọ jáde fún mi tí mo sì máa máa gbọ́ tí gbogbo bí mo ṣe ń lọ ìrìnàjò yẹn, orin ni màá ń gbọ́. Orin a máa jẹ́ kí ìrìnàjò náà kó máa tètè sú mi, ó sì máa jẹ́ kí ìrìnàjò náà kó túbọ̀ dùn mọ́ lọ. Mo jẹ́ ẹni tí ó máa ń wa ọkọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìdí rẹ̀ tí mò fi máa ń gbọ́ orin ní ìrìnàjò mi. Bóyá ìrìnàjò ran pẹ́ ni, kó dà tí mi ò bá sí nínú ọkọ̀ tí ó ṣe mi tí mo wà nínú ọkọ̀ tí kì í ṣe èmi gan ní mo ń wà, màá lo, màá máa gbọ́ orin láti inú fọ́ọ̀nù mi. Torí orin ni mo máa ń gbọ́ láti má fi ọkàn sí ìrìn àjò yẹn láti tètè jẹ́ kí ìrìn àjò yẹn fẹ́ yá lójú mi kín bá wópé ibi báyìí fẹ́ jìnà jù àti láti mú ọkàn mi gbádùn ìrìn àjò orin ni mo ṣe alábàpàdé láti gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní irun ìgbọ̀n? Bẹ́ẹ̀ ni, mo ní irun ìgbọ̀n. Ṣùgbọ́n irun ìgbọ̀n mi ó ṣèṣe ń tún yọ dáadáa ju ta tẹ́yin wa lọ́ni. Ǹkan bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn ni mo bẹ̀rẹ̀ sí ní yọ irun ìgbọ̀n ṣùgbọ́n níìsín o ti ṣe é fi hàn wípé irun ìgbọ̀n wà níbẹ̀. Irun mú ni ó pọ̀ jù. Irun mú ni à ń pè ní moustache ní èdè Gẹ̀ẹ́sì. Irun mú ni ó pọ̀ jù ṣùgbọ́n irun ìgbọ̀n mi ó jẹ́ etí ó ń yọ ní kéré. Níbi agbọ̀n ìsàlẹ̀ ẹnu mi ni irun ìgbọ̀n yẹn ti wà. Kò tí kún gbogbo ẹ̀rẹ̀kẹ́, àwọn ẹ̀rẹ̀kẹ́ sì ń yọ ní tí ó ń ṣo ṣo ń ṣo ṣùgbọ́n irun ìgbọ̀n ti bí agbọ̀n ìsàlẹ̀ ẹnu òún ti yọ. Ni ìwọ̀nba tí wọ́n ṣú jọ sí bẹ̀ tí àwọn ènìyàn ṣe fojú wípé okay irun ìgbọ̀n ń bẹ ní abẹ ìsàlẹ̀ níbí. Ṣùgbọ́n a sì ń ro wípé a túbọ̀ kún ju báyìí lọ. Bí ọjọ́ ṣe ń lọ sí bí ènìyàn ṣe ń dàgbà sí náà ni àwọn ìyípadà yí yóò máa yọ ní ara ènìyàn. Mo fẹ́ran irun ìgbọ̀n púpọ̀, mo sì wù mí kí ó túbọ̀ pọ̀ ju báyìí lọ.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò dáadáa. Àwọn ímeèlì yìí ó lè wá ni látàrí wí pé mò ń fi orúkọ àti àwọn nǹkan nípa mi sílẹ̀ lórí sáìtì kan kí n tó mọ̀, wá bẹ́rẹ̀ sì ní sẹ́ǹdì àwọn ímeèlì àìwúlò, ímeèlì tí kò kọ̀ mí tí mi ò ní ń ṣe pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀ ìgbà tó bá ti ṣe díẹ̀ ni mo tí mo bá rí ímeèlì bó ṣe pọ̀ jù ní àwọn ìgbà tí nbá ti náàkókò tí ó pọ̀ lọ́wọ́ mi, mà wá yọ àwọn orúkọ àwọn tí kò wúlò nínú àwọn ímeèlì ẹ, mà wá yọ kó àwọn èyí tí kí n ṣe àwọn tí mo fẹ́ máa unsubscribe kúrò lori e. Mo máa ń gba àwọn ímeèlì tí ó wúlò, ó dẹ̀ ti ń di ohun tí otì wá ń wọ́pọ̀ ní ayé ìsinyìí, tó jẹ́ wípé bí àwọn bí ímeèlì ìpolówó ọjà kan àbí ètíhì àbí ǹkan àbí ìsọ̀rọ̀ nípa ǹkan òṣèlú àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń ti rí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé níní kò ní ìgbà, kò ní ìgbà. Rárá, rárá ni kò ní ìgbà. Ṣùgbọ́n tí a bá sọ̀rọ̀ nípa ìpàdé níní, ó ṣe é ṣe kí ẹm, a ní ìpàdé. Ṣùgbọ́n àkókò àbí ìgbàkígbà tí a bá máa ní ìpàdé, wọn máa tiń jẹ́ kí a mọ̀. Ba sì sọ fún wa wípé ìpàdé báyìí ni à ń ṣe, ìpàdé báyìí ni a máa ní, ìpàdé báyìí ni a nílò láti ṣe, ìpàdé báyìí. Kí ìpàdé tó wáyé, a ti máa kọ́kọ́ gba ímelì tàbí lẹ́tà láti fi hàn wípé tó bá di àsìkò báyìí, a máa ní ìpàdé ní ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n ìpàdé kìn ṣe ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ọ̀pọ̀ ìgbà a lè máa ní ìpàdé kankan rárá ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ méjì, ojú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìgbà tí ìpàdé máa wá, máa wáyé, wọn á ti jẹ́ ká mọ̀ wípé tó bá di àsìkò báyìí, ìpàdé á wáyé o, ìpàdé á wáyé o, ìpàdé á wáyé. A sì lè gba àti wọn á tún kódà wọn á tún jẹ́ a mọ oun tí ìpàdé náà yóò dá lé lórí. Bí ó ṣe rí nìyẹn.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, mo wà ní ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá ni mo bẹ̀rẹ̀ sí ní kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́. Tí a bá sọ̀rọ̀ nípa bí a ṣe ń gun kẹ̀kẹ́, ìgboyà ni ohun àkọ́kọ́ tí a nílò láti mọ̀ tí a bá fẹ́ kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Nítorí pé ìgboyà ni ó máa jẹ́ kí a mọ̀ wípé ó ṣe é ṣe kí a ṣurú ká nípa lára. Ṣùgbọ́n tí a bá fi ọkàn sí i, a máa mọ̀ kẹ̀kẹ́ gùn. Eyan nílò ẹnìkan tó ti mọ̀ kẹ̀kẹ́ gùn, tí yóò di ènìyàn lọ́wọ́ mú, tí yóò fi ọwọ́ èèyàn dúró sórí ìnrin méjèèjì kẹ̀kẹ́ láti kọ́ eniyan ba ṣe n wà. Eléyìí ó ṣe pàtàkì. Eeyan o kí n ni, ó máa ń ṣòro fún ènìyàn kan kó dá kọ́ kẹ̀kẹ́ mọ̀ ni àti wà fúnra rẹ̀. Lotito ó ṣe é ṣe pé iru ẹni bẹ́ẹ̀ o mọ̀ wà, ṣùgbọ́n ara ohun tó ran emí lọ́wọ́ nígbà tí èmi ń kọ́ kẹ̀kẹ́ wà lé leyi, tí ó sì jẹ́ kí n tètè yára mọ̀ kẹ̀kẹ́ wíwà. Kẹ̀kẹ́ wíwà ó gba, asìko o sì gba olùkọ́ni tó fara balẹ̀, tí ó sì lè diyàn lọ́wọ́ mú láti wo eniyan bí eniyan ṣe ń gbé ẹsẹ̀ kínní, gbé ẹsẹ̀ kejì títí ó di wípé eniyan lè dá gun.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sọ nígbà kan wípé ó wù mí láti kọ́ AI prompt yẹn bí a ṣe ń lo AI. Mo ti ń kọ́ ọ́ lọ́wọ́ ní sísẹ̀ n tẹ́lẹ̀. Ohun méjì nígbà ní ọdún tó kọjá ni mo kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ bí a ṣe ń bá oníbàárà ní àjọṣepọ̀ tí ó ń pẹ́, èyí tí à ń pè ní customer service relation. Mo sì tún kọ́ èdè Spanish lórí Duolingo. Ṣùgbọ́n mi ò lè parí ẹ̀ torí kò sí owó láti san sí ìpele tó kàn nínú ẹ̀kọ́ náà. Èmi máa ń fi àyè sílẹ̀ láti kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kò sí ohun tí èèyàn ò sì lè kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ilé ẹ̀kọ́ ńlá kan tó gbòòrò tí ohun gbogbo sì jẹ́ àǹfààní tó rọrùn fún ènìyàn ni láti kọ́ ohun kan ní Íńtánẹ́ẹ̀tì. Èmi fẹ́ràn láti kọ́ ohun ní Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn torí kí ó tó di wípé èèyàn máa ní ètò àbí èrò, àbí ìpinnu wípé kí iṣẹ́ òun kó gbé òun lọ sí ìlú mìíràn, òní èèyàn ní láti gbaradi. Mo ti jẹ́ ọmọ bíbilù Èkó tó ti pẹ́, mo sì ti dàgbà, gbogbo ṣíṣe kékeré mi ni mo ti ṣe ní bíbibayi, naá ni mo ti kẹ́kọ̀ọ́ lákọ̀bẹ́rẹ̀ títí dé ẹ̀kọ́ girama, títí dé ẹ̀kọ́ ifáfitì. Lọ́wọ́ báyìí mi ò ní ètò láti fẹ́ kí iṣẹ́ mi kó lọ sí ìlú mìíràn torí ìlú tí mi ò tí gbe, mo máa nílò àkókò díẹ̀ láti mọ àwọn nǹkan ní ibẹ̀ àbí láti gbaràdì bí mo ṣe máa gbé bẹ́ẹ̀ àti wípé ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn èèyàn ibẹ̀ ó lè má dan moran, ó lè yàtọ̀ sí àwọn èèyàn tí mo ti mọ̀ láti kéékèé tí mo sì ti ń bá ṣe. Ṣùgbọ́n tí ìgbàkígbà tí iṣẹ́ bá pè sí wípé kí n lọ sí ìlú mìíràn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó dáńtọ́ lẹ́nu, mo ṣetán láti ṣe é.

Ní ìgbà wo ni o máa ń gẹ irun orí rẹ? Irun orí mi, mo máa ń gẹ ní ọ̀sẹ̀ méjì méjì. Èyí ni ètò àti ìlànà tí mo fi sílẹ̀ láti máa gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n tí owó kò bá sí tàbí ìdíwọ́ bíi pé kò sí àyè àbí mi ò sí ní ìtòsí ibi tí mo ti máa gẹ irun mi, ó lè ju ọ̀sẹ̀ méjì lọ. Fún bí àpẹẹrẹ oní, onígerí kan ni mo ní tó máa ń bá mi gẹ irun mi. Tí mo ò bá wá sí ní tòsí àbí onígerí mi náà kò sí ní ṣọ́ọ̀bù rẹ̀ láti bá mi gẹ irun, mi ò ní gbe lọ sí ibo mi. Mo maa dúró di ìgbà tó ba de àbí to r'áyè lati ge irun mi bá jẹ́ mi ni n mò sí ní tòsí ìgbà tí mo bá tó dé láti ibi tí mo lọ, tí mo tó ré àyè láti ibi tí mo lọ ni màá tó ṣe kinni, ni màá tó gẹ irun orí mi. Mi i fẹ́ràn láti máa gbé irun mi káàkiri fún onírúurú onígerí torí onígerí tó ti ń gẹ irun mi, ó ti pẹ́ tó ti ń bá mi gẹ ó sì ní òye nípa irú irun tí mo fẹ́ àti ọ̀nà tí ó máa gbà gbé, gbé irun mi gbà láìsí wàhálà.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jù? Ìdáríjì kì í ṣe ohun tó rọrùn fún ẹnikẹ́ni, torí ẹni tí ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ti ṣe ohun kan tó dùn wọ́n. Tó bá wá jẹ́ ẹni tó sún mọ́ ni àbí ènìyàn tí èèyàn fẹ́ràn si tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá, èèyàn lè ní láti dáríjì tí ko sì fẹ́ pàdánù iru ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìdáríjì ki i ṣe ohun tó rọrùn, torí náà kò rọrùn fún mi láti ṣe ìdáríjì. Pàápàá jùlọ tó bá ní í ṣe pẹ̀lú irú ẹ̀ṣẹ̀ ti ẹni yẹn ń ṣẹ̀, ẹ jẹ ṣàpejúwe. Tí èniyàn bá ṣe ohun tó dùn èniyàn tàbí tó jẹ́ kí èèyàn pàdánù ńlá kan, boyii eniyàn pa irọ́ mọ́ eniyàn, nípa irọ́ pípa yií, èèyàn pàdánù iṣẹ́, epo àbí owó àbí àǹfààní kan tó sì jẹ́ pé irú àǹfààní bẹ́ àbí irú owó àbí epo bẹ́ kò ní wáyé mọ́. Tí irú ẹni bẹ́ bá padà wà fún ìdáríjì ẹṣẹ, ó máa nira láti ṣe ìdáríjì fún. Kì í ṣe wípé èèyàn ò ní ọkàn ìdáríjì, ṣùgbọ́n ìdáríjì ó máa ń nira. Pápá jùlọ, nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, tí ó sì wà ní ọkàn èèyàn tó sì ń gbóná, tí èèyàn sì ń rí ẹni yẹn tó sì ń rí irú ìbànújẹ́ ọkàn tí eni yẹn ti fà, irú ìbàjẹ́ tí ẹni yẹn ti mú wọlé, ìdáríjì kì í rọrùn lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ó bá pọ́n dandan láti ṣe ìdáríjì, èèyàn á ṣe é náà ni. Ìdáríjì ò wà ṣe ohun tó rọrùn rárá fún ẹnikẹ́ni.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ wípé mò ń jí láti lọ sí ibi kan àbí ibi iṣẹ́, àbí mo ní láti jí ní kíákíá ju àsìkò tí mo máa ń jí tẹ́lẹ̀ lọ, mo máa jí pẹ̀lú ago ìtanijí. Ago ìtanijí ni àwọn eléyìnbó ń pè ní alarm. Ago ìtanijí ni màá ti ṣe sí àsìkò tí mo fẹ́ jí. Bóyá ago márùn-ún ni, Bóyá ago márùn-ún àbọ̀, Bóyá ago mẹ́fà ni, Bóyá ago méje, tí màá sì gbé ago ìtanijí yii sì tòsí ibùsùn mi. Gélé tó bá ti dún naa ni mo máa ń dìde jí torí mo jẹ́ ẹnìkan tí kì í sun wọ́ra púpọ̀ tó jẹ́ wípé tí ermm fóònù mi àbí ago bá dún, àbí tí ariwo kan ko rinlè kó dún, kódà kí ermm wọn mú iná ẹ̀lẹ́tíríkì lọ kí wọn mú dé padà, mo máa jí. Mo jẹ́'ru ènìyàn bẹ́ẹ̀. Só iye àwọn nǹkan báyìí ó máa ń tètè jẹ́ kí n jí. So, tó bá jẹ pé mo ní láti jí ní òwúrọ̀ ni, ago ìtanijí lè jí mi, ọ̀pọ̀ ìgbà mo sì lè jí ní àsìkò tó máa ṣe gẹ́lẹ́gẹ́, àsìkò tí mo ní láti jáde lọ.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Fún ìrìnàjò, èèyàn nílò láti gbaradì. Àwọn àkópọ̀ tí mo máa ń ṣe fún ìrìnàjò ni kí ń wo àwọn ohun tí mo nílò. Tó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́, mo nílò àwọn aṣọ púpọ̀, mo nílò àwọn nǹkan tí mo lè mú dání, mo nílò bàtà, mo nílò lọ́findà, mo nílò ìpara, ìparun. Tó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́, fún bí àpẹẹrẹ, tó bá ti ń kú ọjọ́ tí mo fẹ́ lọ ní mo ti máa pèsè àwọn ohun tí mo nílò àti pé tó ní ṣe pẹ̀lú ìrìnàjò. Fún bí àpẹẹrẹ, bí oṣù mẹ́rin sẹ́yìn mo lọ sọ̀rọ̀ ní ìlú mìíràn tó jìnnà tí mo sì lu odindi ọ̀sẹ̀ kan. Láti gba adì mo kọ́kọ́ pèsè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kalẹ̀, ìyẹn lecture ní A.D. Get mo pèsè kalẹ̀. Mo ṣe àkójọpọ̀ ẹ̀, mo tò ó. Lẹ́yìn ìgbà tí mo ṣe ètò ohun tí mo fẹ́ sọ kalẹ̀, mo sọ, mo ṣe ìgbáradì, ìyẹn bí practice níwájú ẹh àwòrán. Mo rí i pé ó dára, ibi tí ó ti nílò àṣẹ ohun, ohun àtúnṣe mo ṣe. Lẹ́yìn èyí ni mo tó tẹ̀síwájú inú ìrìnàjò náà. Ẹ́yìn tí mo ti yanjú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mo kó àwọn aṣọ mi tí ó nílò tó ní ìbálọ pẹ̀lú ìrìnàjò yẹn, mo kó o ṣẹ́gbẹ́ kan. Ìfonú, ọṣẹ gbogbo ẹ̀, mo kó si ẹgbẹ́ kìn-ín. Mo wò irú agbègbè tí mo ń lò àti irú aṣọ tí mo lè wọ tó má bá ìrìnàjò ẹ̀gbẹ́ yì náà ni mo kó sí. Lẹ́yìn ìgbà tí mo gba adì tó di ọjọ́ ìrìnàjò náà, mo rí i pé ọkọ̀ mi wà ní ipò tó dáa láti ìrìnàjò yẹn kí n tó bẹ̀rẹ̀. Àwọn àkópọ̀ tí mo máa ń ṣe kí n tó bẹ̀rẹ̀ ìrìnàjò lé lé.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Nípa mímú èrò tuntun wá, oríṣi ọ̀nà ni mo máa ń lò. Tí n bá fẹ́ mú èrò tútù wá nípa ohun kan tí mo ti ní ìmọ̀ nípa rẹ̀, ohun tí mo ní láti ṣe ni pé láti túwá ìmọ̀ kún ìmọ̀ torí ìmọ̀ ọlọ́títí ni mo ń lò pín. Lẹ́yìn tí mo bá ti kà á sí nípa yí tí mo ti tẹ̀ síwájú, màá le ro èrò tuntun. Ìkíni ni pé tó bá jẹ́ ohun kan tí yàtọ̀ sí èléyìí, tó bá jẹ́ ohun kan tí ó ń dá mi láàmú, tó ń fún mi ní ipò òwúrọ̀ kan, mo nílò àsìkò àti dáwà. Tí ní bí t--, tí n bí tí kò sí ariwo, tí ò sí ohun tó lè fa ipò òwúrọ̀ kan, tí mo bá ti dáwà, màá wá ronú. Ìrònú yìí ni àròjinlẹ̀ ìrònú tí ó máa ń bí èso. Ìbẹ̀ a bí èrò tuntun, a bí ìrònú tuntun, a bí ọgbọ́n tuntun, a dẹ̀ bí ẹrùn ọ̀nà àbáyọ tuntun á sí ìṣẹ̀lẹ̀ yẹn àbí ìṣòro yẹn. Ọ̀nà tí màá ń gbégbá nìyẹn.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, olùkọ́ ni mí, mo sì máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ àti biro. Ẹ̀hún, kí á tó lọ sí ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn omo, a ti lè kọ àwọn ohun ọ̀tún mìíràn ta fẹ́ fi kún ẹ̀kọ́ tí a ti mọ̀ ta fẹ́ kọ́ wọn. A tún ti lè ṣe àwọn ìwádìí ká tú ti fà ohun kan sílẹ̀ ní kékeré. Irú èyí tí oní gẹ̀ẹ́sì ń pé ní note. So ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti fẹ́ ṣe ohun kan náà ni mo tún máa ń kọ́lẹ̀. Boyà mó n wo oun kan lórí ayélujára bí mo padà ohun kan tí ó jẹ́, tó jẹ́ ìmọ̀ tuntun tí òye mi ṣẹ̀ṣẹ̀ ń gbé, mo lè kọ́ sílẹ̀ láti ṣe kínní. Láti ní àkọsílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti wà nílò rẹ̀, mo máa lè ṣàmúlò ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi máa ń rìn mo máa ń fi ìwé àti bírò sí, tó sí mi láti kọ ohun kan sílẹ̀. Ohun kan ṣe kàyé fún ní ọ̀rọ̀ kan lẹ́ẹ̀ní kan san tó tún yàtọ̀ tó tún mú ọmọ, ọgbọ́n wa tó mú ìmọ̀ wa tó mú òye tó sì ṣe ohun tó máa jẹ́ ohun tó máa wúlò fún mi ní ìjọwájú àbí lọ́jọ́ mii wọn máa kọ́ sílẹ̀.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Ní ìgbà kan rí bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kankan. Láṣíko tí iṣẹ́ mi ò gba wípé kí n má lọ sí ilé ẹ̀kọ́ àbí kí n má lọ ọ́fíìsì ní ọjọ́ márùn nínu ose, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kan ní agbègbè tí mò ń gbé. Ibẹ̀ ni mo ti máa ń ṣe eré ìdárayá tí mo sì máa ń ṣe oríṣìíríṣìí ọ̀nà láti jẹ́ kí ara mi kó mú okun kó sì wà ní ijí pépé ara. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ wọ̀ tí bùkátà wọ̀ tí mo ti sì di báálé ilé, àṣíko o sì fún ìdárayá. Tí n bá fẹ́ ṣe eré ìdárayá inú ilé ọba ni, mo ní ìkan n nu àwọn iṣẹ́ ilé ìdárayá tí mo máa ń gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a lè pè ní bọ́ọ̀lù inú àwọn kòkòró kékeré tí a lè pè ní Snooker Board. Mo máa ń sáré, mo máa ń ṣe kurù màagà. Àwọn eré ìdárayá bẹ́yẹ̀n ni mò ń ṣe. Mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kankan lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ṣé o máa n tan ìkíni lórí fóònù rẹ? Fóònù mi ní ẹhún àbùdá yìí láti tan ìkíni lórí rẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò kí n lò torí mi ò tajà. Mo nígbàgbọ́ wípé ìkíni yìí wà fún àwọn tí wọ́n ń tajà. Tí o bá ti wá sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún mi lórí fóònù mi, yálà o pè mí ní mo pè ẹ ni àbí mó tẹ àtẹ̀jíṣẹ́, ọ̀rọ̀ ni a ó jọ sọ ní bá ṣe fẹ́ sọ. Gẹ́lẹ́ ni a máa sojú abẹ́ ni kò sí ìkíni kan tó máa sọ wípé káàbọ̀ sí eh ìkànnì yìí tí a wà fún oríṣiríṣi báyìí, ìyẹn ò sí fún ehún fóònù títè mi. Mi ò kí n kò sí ìkíni fún ìkíni fún ẹni irú torí onírúurú ènìyàn ni wọ́n ń pè mí ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́, wọ́n sì ti mọ iṣẹ́ tí mò ń ṣe àti ehún àsìkò tí mo lè dáwọn lòhun. Kò sí iyè àṣìn ayọnusọ kan àbí ìkíni kan láti ṣẹ̀ṣẹ̀ máa fi wọ́n káàbọ̀ bí pọ́n wọn lé sí ìkànnì mi.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Bí mo ṣe sọ, mo máa ń ṣe ìdárayá ní ẹ̀ko kan kí n tó lọ ibi iṣẹ́ ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi tí mo bá wá lé, mo máa ń ṣe láti ọgbọ̀n ìṣẹ́jú títí di wákàtí kan. Eré ìdárayá yìí ni ọ̀nà oríṣìíríṣìí tí mo máa ń gba ṣẹ́ láti mú ara jí pépé. Mo sì ní eré ìdárayá tí mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, iyẹn ni gbígbá bọ́ọ̀lù kéékèèké sínú àwọn kéékèèké pẹ̀lú igi, mo lè pè é ní Snooker tí àwọn onígẹ̀ẹ̀sì mọ̀ ọ́ sí. Eléyi ni mo máa ń ṣe, tí ó sì jẹ́ wípé mo mọ̀ ọ́n gbá níwọ̀n bá. Ní ìgbà tí mo bá ti ní ààyè láti sin mi, òun ni mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé ojú rẹ dára? Lọ́wọ́lọ́wọ́ báyìí láìsí gíláàsì, ìrànlọ́wọ́ láti wọ gíláàsì ojú mi ò dára tó. Kìí ṣe wípé bóyá mi ò lè ríran àbí mi ò lè ṣe àwọn nǹkan láìsí gíláàsì, mo lè ṣe àwọ̀ ohun nǹkan láìsí gíláàsì. Ṣùgbọ́n nítorí wípé a ti kọ sílẹ̀ àbí a ti rí àwọn nǹkan kà ní dáadáa, mo nílò gíláàsì. Ní wọ̀nba, a lè ní ojú mi dára láti ṣe àwọn nǹkan, ṣùgbọ́n tó bá ti ń kọ wípé à ń wo àwọn nǹkan ní ojú fóònù àbí à ń wo àwọn àwòrán àbí à ń ka àwọn, ẹ́, àwọn ọ̀nkà tí ó wẹ́, tí ó kéré, máa nílò gíláàsì. Mi lè fi taratara sọ wípé ojú mi dára síbẹ̀ ojú mi kò bàjẹ́. Tí mo bá bọ́ gíláàsì lẹ̀, mo lè ríran bí àwọn ènìyàn, mo lè dá nǹkan mọ̀. Bí a ń ka ọ̀nkà kékèké, ní ojú mi ti máa ń ní ìṣòro lọ́pọ̀lọpọ̀ ìgbà ló máa ń di wípé mo nílò ìrànlọ́wọ́ gíláàsì mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Iṣẹ́ tó bá jẹ́ tàwọn ẹlẹ́gbẹ́ tí ó jẹ́ wípé àpapọ̀ ènìyàn kan ló nílò iṣẹ́ kan náà. Ó jẹ́ ohun tí mo ní ìmọ̀ àti èrè nípa fún bí àpẹẹrẹ, a lè kó àwọn akẹ́kọ̀ọ́ papọ̀ kó di ẹgbẹ́ kan kí wọ́n sọ̀rọ̀ lórí àkọrí kan tàbí omi ran To bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ mi tó ní ṣe pẹ̀lú pé àwọn ẹgbẹ́ èèyàn kan ni mo ní láti bá ṣiṣẹ́. Ohun tí mo ní láti mọ̀ ní irú iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe àti ọ̀nà tí mo lè gbé gbà ní ìrọ̀rùn tó yẹ. Tí a bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́, ó gba sùúrù torí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni. Ẹni kan nínú ẹlẹ́gbẹ́ lè sọ wípé òun fẹ́ràn bí ènìyàn ṣe ń ṣiṣẹ́, kí ẹlòmíràn sọ wípé rárá òun kórìíra iṣẹ́ yẹn. Ènìyàn ní láti wá ìpele tí oníkálukú yóò fi ohun kò sí. Wípé tò ọ̀nà báyìí ni ó dára láti gbé iṣẹ́ yẹn kalẹ̀. Iṣẹ́ ẹlẹ́gbẹ́ jẹ́ iṣẹ́ tí ó máa ń láwàálà lọ àti ìdààmú púpọ̀. Mi ò fẹ́ràn kí mo bá ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ púpọ̀

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ọ̀nà méjì ni. Orí Íńtánẹ́ẹ̀tì lórí WhatsApp ni. Kì n sọ fún àwọn ènìyàn lórí ẹh, ìkànnì WhatsApp ni màá ti ń polówó ọjà. Ikeji ni ọ̀rọ̀ ẹnu àtẹnudẹ́nu. Mo lè sọ fún ẹní kíni pe mó ń ṣe iṣẹ́ báyìí o, mo lè ṣe nǹkan báyìí ni tí mo dáńtọ́ lẹ́nu rẹ o, bá mi képe àwọn ènìyàn e. Lórí ìkànnì WhatsApp ni ó fi àyè gba kí ènìyàn polówó bẹ́ fún àwọn ènìyàn tí wọ́n bá ní ago èèyàn táa wà náà sì ní ago wọn lórí, a lè képe rà wa. Ọ̀nà tí mo fẹ́ràn jù láti máa polówó tó sì rọrùn jùlọ ní eléyìí kì n gba ni wàhálà àbí ìnáwó púpọ̀ láti polówó, láti ṣàlàyé fún àwọn ènìyàn wípé báyìí ni mò ń ṣe ẹ́, ọjà báyìí ni mò ń ta, ẹ̀kan sí wa, ẹ bá wa rajà. Ọ̀nà ìpolówó on ṣe ohun tí a ní láti lu agogo àbí ká jẹ́ ká mọ ayé tí lú jára ayé Íńtánẹ́ẹ̀tì la wa. A lè wà nínú ilé ẹni ká sì ṣe ìpolówó ọjà ní ọ̀nà tó tọ́ àti bó ṣe yẹ.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà ní ìgbà tí o ń mú, ohun mímu? Ọ̀pá ìfàmúrà èmi ò kí ń lò nígbà tí màá mú ohun mímu. Bóyá ó jẹ́ ọtí ni o àbí bóyá otí ẹlẹ́rìndòdò ni àbí ọtí líle àbí ohun mímu kóhun mímu kó le jẹ́, èmi ò kí ń lo ọ̀pá ìfàmúrà torí mi ò kí ń mu ọ̀tí amuyira m yì dànù, a mu gbàgbé ilé. Ìwọ̀n túwọ̀n sí ni, ọmọlúwàbí máa ń ṣe nǹkan. Èrè ìdí ẹ nií tí èmi fi máa ń mú ọtí pẹ̀lú ọ̀pọlọ́ pípé àti ọ̀gbọ̀n orí. Níwọ̀n ìgbá tí mo bá ti n mú ọtí ni màá n fi sí ọkàn wípé ah àsìkò ti tó láti ṣé kini, láti ma mú mọ, láti dákẹ́ àsìkò ilẹ̀ ti tó. Ó dẹ̀ jẹ́ ilé mi náà ni mo wá ti mo ti n mú ọtí, mo máa ń fi ara balẹ̀ mú ni. Tí ó bá ti gba pé ó ti dé ibi tí moò ti fẹ́ máa ṣìwàwu ni máa ti dákẹ́ ọtí mímu ni màá mọ̀ wípé màá fi agbá ètò rọ́ síbì kan otúdì ọjọ́ mii níyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun náà ni ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù Arsenal. Mo ti sọ nínú àwọn ìgbóhùn tí mo ṣe sẹ́yìn wípé mo jẹ́ ọmọkùnrin tó fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Eré lóbì tí mo sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal. A ti máa tó bi ọdún, ó ti lé lọ́dún mẹ́wàá tí mo ti ń tẹ̀lé ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo ṣì lè sọ nípa ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal yìí, torí mo ti kà nípa wọn, mo rí àwọn ohun tí wón ti gbé ṣe, àwọn, àwọn, ọmọ agbá bọ́ọ̀lù tí o mu mi fẹ́ràn bẹ́ẹ̀, wọn pọ̀ àwọn bí i Thierry Henry, àwọn bí i Saka tí wọn mu mi bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn tí mo sì fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Àwọn agbá bọ́ọ̀lù mìíràn wà tí ó dáa tí mo máa ń wò yàtọ̀ sí Arsenal. Àwọn bí i Real Madrid, Barca, mo máa ń wò wọn. Ṣùgbọ́n Arsenal gan-an ni ọkàn mi wà tí mo nífẹ̀ẹ́ sí jù lọ tí ó jẹ́ wípé níwọ̀n ìgbà tí wón bá ti fẹ́ gbá ìdíje wọn ni ọkàn mi máa ń wà níbẹ̀ tí mo sì máa rí dájú wípé mo ń mú bo lábẹ́ òòti wu kori, mo ń wo eré ìdárayá náà bí i ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ àti iṣẹ́ mi tí mo tùn ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ náà ni mo ní káàdì méjèèjì. Káàdì yìí ni káàdì ìdánimọ̀ tí mo lè fi ṣàpèjúwe fún àwọn ènìyàn wípé, ẹh, káàdì mi rẹ gẹ́gẹ́ bí olùkọ́ tí àwọn ènìyàn yóò sì le ní ìgbàgbọ́ nínú mi pé lóòtọ́ olùkọ́ ilé ẹ̀kọ́ bí báyìí ni mo ti ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní orílẹ̀ èdè tí àwa wà níbí yẹn Nàìjíríà, àwọn ọlọ́pàá máa ń dá wa dúró lójú pópó, máa ń dẹ bẹ̀rẹ̀ káàdì iṣẹ́ àbí káàdì ìdánimọ̀, a lè mú jáde. Tí a bá sì ti fi hàn wọ́n tí wọ́n rí, wọn á rí i pé lóòtitọ́ ẹni ìyi nkọ́ ó ní káàdì iṣẹ́ ibi tó sì ti ń ṣiṣẹ́. Ó jẹ́ òótọ́ torí káàdì yìí máa ń fi ni hàn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà a ò mọ ìdí tó fi ń bẹ̀rẹ̀ torí kò ṣe gbogbo ènìyàn ló ní káàdì iṣẹ́. Ẹni tó ń dá ṣiṣẹ́ ara tie tàbí tó ṣe ilé ló ti ń ṣiṣẹ́ tí ó ní káàdì ìdánimọ̀ a ò lè pè ní ọ̀dáràn. Ṣùgbọ́n ohun gbogbo tí ìjọba bá ṣe náà la ní láti faramọ́ gẹ́gẹ́ bí, ẹ́ẹ́, ọmọ onílù tí, tí ó ń tẹ̀lé òfin.

Ṣé o ní aṣọ òtútù? Taa bá sọ̀rọ̀ nípa aṣọ òtútù, èyí ni àwọn aṣọ tí à ń wọ̀ nígbà òtútù. Àwọn aṣọ tí à ń wọ̀ kí òtútù kó má bá wọ àgọ́ ara ènìyàn. Torí tí òtútù bá pọ̀ jù lágo ara, ó lè fa ara ríru, ó lè fa oríṣìíríṣìí àìsàn. A sì ní àsìkò tí a sábà máa ń wọ àwọn aṣọ òtútù yìí, boyà ìgbà òtútù bí ọyẹ́ àbí ìgbà tí òjò bá rọ̀. Tójò wẹ́lìwẹ́lì bá rọ̀, a ti mọ̀ wípé ó máa ń fa òtútù tí gbogbo ilẹ̀ á tutù, tí gbogbo ilé máa máa tutù. So ó ní àwọn aṣọ ta a máa ń wọ̀, àwọn aṣọ dàbọlẹ wà, àwọn aṣọ tí ì olóyìnbo ń pè ní cardigan, ìyẹn náà wà. Àwọn aṣọ ta a tún lè pè ní bí sweater, àwọn yẹn náà wà. Aṣọ òtútù loríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ní. Ènìyàn sì gbọdọ̀ ní nílé, kò ṣe pé kó ní nìkan kó tún ní fún àwọn ọmọ rẹ̀ àbá àwọn ẹbí ẹ. Tí ènìyàn bá ra aṣọ òtútù wà náà, aṣọ tí èyàn máa ń mú lọ sí ìrìnàjò, tó bá jẹ́ pé àsìkò òtútù ni àbí ibi tí èyàn mọ̀ pé ibi tí mò ń lọ yìí, ìlú òtútù ni. Ó ní ìgbà tí òtútù máa n wáyé ní orílẹ̀-èdè wa ní Niger. Torí pé àwọn aṣọ yìí ó máa ń wọ́pọ̀ bí ìgbà ọdún bí December, bínú oṣù kìíní tí ọyẹ́ bá ṣẹ̀ wà níta tí yìnyín tí ó ń ṣe ìlẹ̀kààkiì, aṣọ òtútù ni ènìyàn máa ń wọ̀. Kò sí ẹni tí ó wà ní ènìyàn tó lè pè tí kò nílò aṣọ òtútù ní ìgbà kan rí.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nnkan? Bẹ́ẹ̀ni, kí n lè dáhùn ìbéèrè ẹ. Hmm, Yorùbá bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló nọyọ̀. Eyi tùmọ̀ sí wípé gbogbo ńkan ló ní ètò ló sì ní ìlànà tèèyàn gbọ́dọ̀ gbé gbà. Pápá jùlọ tó bá jẹ́ ohun kan tí èèyàn ò fẹ́ ṣe àṣìṣe, tó sì jẹ́ wípé àbáyọrí nnkan náà, ó ní í ṣe pẹ̀lú ayé èèyàn àbí igbesẹ tèèyàn yóò tún gbé lọ́jọ́ iwájú. Fún bi àpẹẹrẹ ọmọ ilé ẹ̀kọ́ gíga tàbí ọmọ ilé ẹ̀kọ́ kí í ilé ẹ̀kọ́, ó ní láti ṣètò bó ṣe máa máa kàwé, bó ṣe máa máa gbaradì fún ìdánwò. Ètò yìí ni ó máa ràn án lọ́wọ́ láti ṣe àṣeyọrí ní ọ̀nà tó tọ́ àti bó ṣe yẹ. Kò kọ́ni sọ wípé okay ìdánwò ń bọ̀ ní oṣù tó ń bọ̀, ìgbà náà ni òun yóò bẹ̀rẹ̀ sí ní gbewe àbí kò tí ì ní máa ṣe ìgbáradì sílẹ̀. Gbogbo nnkan ló ní ètò. Kí èèyàn fẹ́ ṣe ìrìnàjò, á ṣe ètò. Ẹni fẹ́ rìnrin àjò láti ìlú kan lọ sí miiran, á ṣe ètò bó ṣe máa gba ìwé ìrìnsẹ̀, á ṣe ètò bó ṣe máa fi fi orúkọ rẹ̀ sílẹ̀ fún ìrìnàjò yẹn, á ṣe ètò bó ṣe máa ra ìwé àti wọ ọkọ̀ òfurufú. Gbogbo eleyi ló ní ètò ló dẹ ètò. Ìrìnàjò ẹ̀dá láyé ó ní ètò. Tó bá jẹ́ ohun tó ṣe pàtàkì ó ní ètò. Ohun tí ò ṣe pàtàkì gan-an ó sì ní ètò. Níru b-bó jẹ́ ọ̀la ijọ kejì lèèyàn tí ẹ máa ṣe nnkan, ọ̀la tí n máa ṣe kí ni máa jẹ́ kí n gbaràdí jẹ́ kí n ṣètò báyìí sílẹ̀. Kí ètò máa mú kí nnkan yẹn kó lọ ní ṣiṣẹ̀ ń tẹ́lẹ̀, kó lọ bó ṣe yẹ, kí ó sì máa kún fún ẹ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, kó má sì àwitúnwí, àtúnramu. Irú nnkàn nìyìí, ètò kan ni lọ́tọ̀, èèyàn sì máa gbaradì ni. Níwọ̀n tí èèyàn bá kọ́kọ́ rí ìbéèrè tí wọ́n ní kí èèyàn sọ̀rọ̀ nípa, èèyàn gbọ́dọ̀ wo báwo ní kí n ṣe sọ́, ọ̀nà wò ní? Ǹjẹ́ nnkan tí mo ní ìmọ̀ nípa rẹ̀ ni? Ètò ni ohun gbogbo ní ilẹ̀ ayé àti ní ìlànà tí èniyàn máa ṣe tí ó máa fi yọrí tó máa yan gan-an. Ètò dára. Ètò a máa ń jẹ́ kí èèyàn wà ní ìlànà ojú ìlànà tí ó yẹ fún ohun yẹn gan-an ní pàtó bó sì máa ń kó ni jà ọwọ́ ewu àṣìṣe.

Ṣé o ní nọ́mbà orí ilẹ̀? Bẹ́ẹ̀ni, orí ilẹ̀ tí ènìyàn bá wà ó nílò láti ní nọ́mbà rẹ̀. Nọ́mbà yìí ni ó tọ́ka sí wípé onítọ̀hún ni ó ní ẹ̀tọ́ láti lo ilẹ̀ náà ní àsìkò náà àbí ilé náà lásìkò. A sì ní nọ́mbà tí a fi ń gbé ìlú tàbí la fi ń gbé agbègbè kan fún bí àpẹẹrẹ àwọn olóyìnbó á pèé ní Resident Permit a ní ní ìpínlẹ̀ Èkó. Eléyìí tó jẹ́ wípé ó fi hàn wípé olùgbé agbègbè báyìí ní ẹ́ ni ìpínlẹ̀ báyìí. Torí náà nọ́mbà yìí ó máa ń fi ń tọ́ka irú èèyàn gan-an àti ibi tí ó ń gbé. Kò ní, àwọn ìjọba ló máa ń sábà gbé ètò yìí 'lẹ̀ fún'yàn láti jẹ àǹfààní kan lára ìjọba ìpínlẹ̀ tí ènìyàn ń gbé àbí orílẹ̀ tí ènìyàn wà. Èmi ní nọ́mbà ti tèmi tí mo ní tó jẹ́ titi àdámọ̀ tèmi.

Ṣé o máa ń dé ní àkókò? Tí a bá sọ̀rọ̀ nípa díde ní àkókò, ìyẹn ni àbùdá tí ó fi èèyàn hàn gẹ́gẹ́ bí ènìyàn tí ó fi àkókò rẹ̀ ní pàtàkì tí ó sì mú àkókò rẹ̀ ní òkùnkùndun Torí tí ènìyàn ò bá ní ìhun ohun èlò àbí ìpinnu àbí ètò fún àkókò rẹ̀ àti bí yóò ṣe yẹ kó lọ, ó kan máa fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò ṣòfò ni. Torí náà mo máa ń dé ní àkókò fún ohunkohun. Tí a bá pé ẹ̀kọ́ ní ago mẹ́jọ àárọ̀, ìrìnàjò mi bí mo ṣe máa rìn tí màá dé lágo mẹ́jọ mo gbọ́dọ̀ tí mọ̀, bí mo ṣe máa tò mo gbọ́dọ̀ tí mọ̀. Eléyìí máa ń mú kí n dé ní àsìkò. Tó bá jẹ́ wípé àwọn oun kán ni yóò fa ìdíwọ́ ènìyàn lè ti múra sílẹ̀, lótitọ́ náà àwọn nkán le ṣe ìdíwọ́ bí i súnkẹrẹ fà kẹrẹ, ọ̀kọ̀ eléyìí tí ó jẹ pé yóò kúrò ní ọwọ́ ènìyàn. Ṣùgbọ́n igbogbo ìgbà mo máa ń ṣe ìgbìyànjú, mo máa ń tiraka wípé mo ń dé ní àsìkò. Fún ìpàdé ni, fún ìdánilẹ́kọ̀ọ́ ni, fún ìkọ́nilẹ́kọ̀ọ́ ni. Lórí ohun ko ó ti lè rí, ìyèn díde sí àsìkò ó ṣe kókó, ó ti ṣe pàtàkì, ó sì máa ń fi àbùdá ènìyàn hàn gẹ́gẹ́ bí ènìyàn tí kò fẹ́ fi àkókò ènìyàn kan ṣòfò tí ó sì máa ń pa ìgbà mọ́. Torí pé pa ìgbà mọ́ àkókò tí a bá ti ṣòfò a ò lè lé bá mọ́. Torí ẹ mo máa ń gbìyànjú láti dé ní àkókò.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi ìbọwọ́ ló wà. Àwọn ìbọwọ́ kan à wà fún ẹni tó ti níyàwó nlé, iyẹn tí a lè pè ní ọkùnrin tó ti gbé aya sílé. Àwọn ìbọwọ́ mii wà tó sì jẹ́ fún aṣaralóge ni, lóge ni. Tori tó bá jẹ́ fún iṣẹ́ ara aloge lásán ni. O níru ibi irú ìka tí a máa ń wọ̀ sí torí òrùka ti ìgbéyàwó ó ti ní ìka tí ó yẹ fún tí ó tọ́ sí. Bo ti e jẹ́ wipé àwọn mìí won a máa wọ ìbọwọ́ sí òrùka ìgbéyàwó láì bíkìtà. Èmi ríi pé eléyìí wọ́pọ̀ láárín àwọn tí wọ́n sì jẹ́ àpọn nílé tí wọ́n e ti ní aya nílé. Ìbọwọ́ máa ń wà fún ìdánimọ̀. Ìbọwọ́ mi ó sì wà fún iṣẹ́ ọwọ́ lóge. Ìbọwọ́ tí ó wọ́pọ̀ láyé tòde òní ni iṣẹ́ ọwọ́ lóge. Mo máa ń wọ ìbọwọ́ mi nígbàkúugbà tí mo bá ń jáde. Eléyìí ó ti le fa ìbéèrè wípé à mo rò pé ẹ láyá ń lé. Ó ṣe dáhùn láti sọ pé bẹ́ẹ̀ni mo ní aya nílé.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ ibi iṣẹ́ mi o ló oríṣìíríṣìí ó sì pọ̀. Iṣẹ́ tó bá ti ní ṣe pẹ̀lú kí a kọ́ ènìyàn, ká fi ìmọ̀, fi kún ìmọ̀ ènìyàn, kí a la ìlànà oríṣìíríṣìí ni, ìdojúkọ tó máa ń rí. O lè kọ́ ènìyàn kó jẹ́ nínú, ogún ènìyàn kó jẹ́ ènìyàn bí màárun péré ló máa gba. Eléyìí kò ń ṣe ìwúrí fún olùkọ́. Olùkọ́ bẹ́ẹ̀ lè ríi wípé bóyá òun ni òun kò gbìyànjú tó. Gẹ́gẹ́ bá ṣe mọ wípé àwọn mìí, àwọn akẹ́ẹ̀kọ́ mi ò fẹ́ ẹ̀kọ́ kíkọ́ mọ́, wọn ò fẹ́ fi ara balẹ̀. Àwọn ìdojúkọ yẹn ni. O lè kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tán pé ìbéèrè ṣe ó wà, wọ́n á ní kò sí ìbéèrè. Nígbà tí ó bá sì gbọ́ wípé kò sí ìbéèrè, èrò ọkàn rẹ gẹ́gẹ́ bí olùkọ́ ni wípé wọ́n ti ní ìmọ̀, ó ti yé wọn. Ṣùgbọ́n nígbà ìdánwò wà á ríi wípé wọ́n máa ń mẹ́hẹ, wọ́n ò ní lè dáhùn ìbéèrè rẹ bí ó ti tọ́ àti bó ti yẹ. Eléyìí tí ó máa fà kí wọ́n má lè ṣe àṣeyege nínú ìdánwò náà. Ìdojúkọ pọ̀, oríṣiríṣi ọmọ dẹ́ ni a tún máa ń bá pàdé gẹ́gẹ́ bí olùkọ́. Àwọn mìíràn wọn kì í fi ààyè sílẹ̀ láti gbọ́ ohun tí olùkọ́ ń ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ti mọ wípé ọ̀nà báyìí ni olùkọ́ gba ṣe, ọ̀nà báyìí ni kí n tẹ̀lé. Ìyẹn ni àwọn ìdojúkọ lóríṣìíríṣìí tí mo máa ń ní.

Ṣé owó tí ò ń gba dára tó? Lẹ́nu iṣẹ́ wa yìí, owó tí à ń gba kò dára tó. Torí iṣẹ́ olùkọ́, ó jẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ pàtàkì ní àwùjọ ó sì jẹ́ iṣẹ́ tí ó jẹ́ kò ń gba. Lẹ́yìn èyí, ó tún jẹ́ iṣẹ́ tí ń gba sùúrù. Owó tí wọ́n wá ń san kò tó iṣẹ́ tí à ń ṣe. Ṣùgbọ́n kì í ṣe ní orílẹ̀ èdè wa nìkan ni, ní àwọn orílẹ̀ èdè adúláwọ̀ mi náà, a máa ń rí rẹ̀ bá pàdé wípé àwa olùkọ́ wọn kìń san owó tó yẹ tó iṣẹ́ tí à ń ṣe. Owó tí olùkọ́ ń gba ní orílẹ̀ èdè yìí kò dára tó. Ọ̀pọ̀ ìgbà léléyìí sì máa ń fa àríyànjiyàn tí máa ń fa ìdásẹ́ sílẹ̀ àti ìjà láàárin, ẹ́hún, àwọn ìjọba ìpínlẹ̀, àwọn ìjọba àpapọ̀ àti àwọn olùkọ́. Nítorí wípé wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn wípé kí ìjọba jọ kó fi owó kún owó wọn tàbí kí ìjọba kó fi àwọn òun mìíràn sílẹ̀ kí iṣẹ́ náà kó lè wo àwọn ènìyàn. Ọ̀pọ̀ eléyìí gan ò ti fa kí ọ̀pọ̀lọpọ̀ kó má wù láti ṣe iṣẹ́ olùkọ́ tí à ń ṣe. Owó olùkọ́ ò ṣe iṣẹ́ tó dá tó. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ní láti ṣe iṣẹ́ kan mìíràn kún owó wa kí a lè bá máa rí owó gbọ́ bùkàtà lọ́nà tí ó tó. Torí owó tí à ń gba kò tó gbọ́ bùkàtà. A fín ǹkan mi kún bí ká bá ni ṣe ìwádìí nípa ǹkan kí a gba owó nígbà ká kọ́ àwọn ọmọ lẹ́ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́ tí à ń gbowó ìjọba fún ilé ẹ̀kọ́ tún lè bá ń di pé owó wa ò ń gbé pẹ́ẹ́lì díẹ̀ sí.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ayárabíàṣá ni a ń pè ní Íńtánẹ́ẹ̀tì, a tún lè pè ní ayélujára. Tí a bá sọ̀rọ̀ nípa Íńtánẹ́ẹ̀tì, èèyàn nílò fóònù pẹ̀lú agbègbè tí èèyàn bá wà tí ẹ̀rọ ayárabíàṣá yẹn yó ti yára kíákíá. Ọ̀pọ̀ ìgbà ní ìrìnàjò mi lè gbé mi lọ síbi tó jẹ́ wípé ẹ̀rọ ayárabíàṣá yẹn ò tí ní yára pípé, kò ní jí pípé ṣiṣẹ́. Tí ó bá, tí irú èléyìí Básítì ṣẹlẹ̀, mo ti mọ̀ wípé mi ò ní lè lo ẹ̀rọ ayárabíàṣá fún ìgbà tí mo bá fi wà níbẹ̀. Mo ti lọ sí ìlú kan tí mo lo odindi ọjọ́ mẹ́ta tí mi sì ná fàní lo ẹ̀rọ ayárabíàṣá tó le. Kò sí ìkànnì ìpèníjà ìlò ẹ̀rọ ayárabíàṣá bó ṣe yẹ kó tó, kódà a ti pè kó máa nira ní ìlú bẹ́ẹ̀. So àwọn ìrírí báyìí, ó ti jẹ́ kí n wà ní àìlo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́, ju ọjọ́ kan gan lọ. Mo ti lò fún ọjọ́ mẹ́ta. Ó ti ẹ lè jẹ́ ohun tí kò ṣe nǹkan tí ó mọ́ni lára bí ohun tó máa ni lára. Sugbon tí ènìyàn bá bára ẹní pọ́nà, a ṣe kí ni? A fara balẹ̀ láti wo ohun tí ó máa ṣe náà ni.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Tí a bá ní ká wò, èèmejì ni wọ́n ní ó tọ̀nà fún ènìyàn láti máa fọ eyín ènìyàn ní ojúmọ́. Àárọ̀ nígbà tí ènìyàn bá jí, lẹ́yìn tí ènìyàn bá jẹun alẹ́ tán, lẹ́yìn ibi ìsẹ́jú mẹ́wàá sí ogún ìsẹ́jú kí ènìyàn lọ fọ ẹnu. Àwọn ìgbà méjèèjì yì ló dára púpọ̀ kí ènìyàn máa fọ eyín torí ó máa ń jẹ́ kí ẹnu kó mọ́ ṣáka kó da ṣáka lọ́tọ̀. Lẹ́yìn eléyìí ó tún máa ń jẹ́ kí ènìyàn kó fi ara hàn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìmọ́tótó. Mímú dandan ni kí ènìyàn mójútó ẹnu torí ó jẹ́ àgo ara kan tí ó lè dojú ti ènìyàn tí ènìyàn bá mójútó. Tí ènìyàn bá fọ eyín ènìyàn ní ìgbà tí ó tọ́, ó lè fa kó má rùn, ó lè fa iyọ̀rọ̀, ó tún lè fa àrùn jẹjẹrẹ ẹnu eléyìí tí ó burú jáì. È súmọ́ ẹlòmí, ẹ̀ ò ni lè bá a sọ̀rọ̀ nítorí wípé eyín tí wọn kò fọ dáadáa. Ẹ sì mọ̀ wípé oríṣìíríṣìí ohun tà ń jẹ ló ń fa ni wọ́n fi bó ṣe mélòó kan àbí ọ̀ún wọ̀n si ahun wa tó jẹ́ wípé àpọ̀pọ̀ òórùn yìí ni ó máa rùn. Fún bí àpẹẹrẹ tí ẹni, kò sí ẹni náà tó máa jí là rọ́ tí ó ti fi ẹnu kan ohun kó hun tí ẹnu ó ní kọ̀kọ̀ rùn bá kaná. Ó dìgbà tí a bá fọ kó tó di wípé yóò bẹ̀rẹ̀ sí ní mú òrùn tó dára jáde wá.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Irú Ògùn wo àti wípé kínnìún tó ń ṣe mí tí màá fi lo Ògùn ní ojoojúmọ́. Ògùn lílò ó ní ìtọ̀nà ó sì ní iye tí ènìyàn lè mu. Tó bá jẹ́ àsìkò tí mò ń ṣe àìsàn tí wọ́n júwe Ògùn fún mi pé mo gbọ́dọ̀ lo Ògùn báyìí ní ojoojúmọ́ fún iye ìgbà ọjọ́ báayi boya, Ògùn yí ó, ẹ ló kan ní àárọ̀, ẹ ló tiwá tu di alẹ́, ẹ ló bẹ́ẹ̀ fún díndín ọjọ́ mẹ́ta. Irú yẹn, irú àsìkò bẹ́ẹ̀ mo lè lo Ògùn ní ojoojúmọ́ nígbà yẹn. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò ní Ògùn tí mò ń lọ torí mi ò sí ní àìlera kankan tó lè fa kí màá lo Ògùn ní ojoojúmọ́. So Ògùn lílò ó ní ìṣọnà kó má ba à fa ohun tí à ń pè ní àìlòpọ̀ ju Ògùn tí ó tún lè tún lọ mú àìsàn mìíràn àbí àìlera mìíràn bá àgù ara mi kí n lo Ògùn lójoojúmọ́. Mo máa ń lo Ògùn pẹ̀lú ìlànà, pẹ̀lú ìtọ̀nà, pẹ̀lú ìlànà tí wọ́n ti gbé kalẹ̀ ni Mo máa ń ṣe ohun gbogbo ní iwọ̀ntun wọ́nsì ni ó tọ́ sí. Tí ó bá sì ní ìdí láti pé mo fẹ́ lo Ògùn fún un, mi ò kín dédé lo Ògùn. Ó máa ní ohun tó ti máa ṣẹlẹ̀, ó máa ní ìdí, ó máa ní ohun tí mò ń lo Ògùn náà fún àti wípé iṣẹ́ tó Ògùn náà ní láti ṣe ní àgù ara mi kí n tó lo Ògùn náà. Ògùn lílò ó gba ọgbọ́n ó sì gba òye ó sì gba kí ènìyàn kó tẹ̀lé ìlànà tí wọ́n ti là sílẹ̀ fún un. Bí bẹ́ẹ̀ kó kí ènìyàn má ba à lo Ògùn tí yóò jẹ́ wípé lẹ́yìn tí ó bá ṣiṣẹ́ tán lágù ara, ó tún lè fa kí ènìyàn bẹ́rẹ̀ sì ni wá Ògùn tí yóò fi wo ìwòsàn mi àbí àìsàn mi lára. Ògùn kì í ṣe ohun tí ènìyàn kọ́ ń lo látara pé bóyá ó dùn mọ́yàn àbí ènìyàn gbádùn àbí ó fẹ́ràn láti máa lo. Ògùn ní ìlànà ó ní ìṣẹ̀tẹ̀. Mi ò rò wípé láìṣe wípé àìsàn tó ń ṣe ènìyàn ó jẹ́ àìsàn kan tí ó le gan àbí tí ó gba ìtọ́jú rẹpẹtẹ tó sì gba, hmm àsìkò kí ènìyàn mójú tó kí ènìyàn sì ka síkì mọ́. Ènìyàn nílò láti máa lo Ògùn kan lójoojúmọ́ fún ọjọ́ pí́pẹ̀. Ògùn tí ènìyàn máa ń lo lójoojúmọ́ lọ́jọ́ pí́pẹ̀ a jẹ́ wípé irú àìsàn bẹ́ẹ̀ ó gba kí ènìyàn kí ó mu ní òkúnkúndùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìwà kí a máa lọ sí ilé oúnjẹ kò ń ṣe àbùdá tí mo lè fi ara si pé mo ni. Lóòtító mo máa ń ṣe, ìru ọ́sẹ̀ yìí mo ti ṣe dáadáa torí mi ò sí nílé. Ṣùgbọ́n nígbà tí mo bá wà ní ilé mi pẹ̀lú àwọn ẹbí mi, pẹ̀lú ìyàwó àti ọmọ, mo fẹ́ran oúnjẹ tí a sè nílé. Ó lè jẹ́ ìyàwó mi ló sè é, ó sì lè jẹ́ èmi ni mo máa sè é, ṣùgbọ́n ó máa jẹ oúnjẹ tí à fi ọwọ́ sè nílé. Ṣùgbọ́n tí àǹfàní ò bá sí ni mo máa ń dàkà láti lọ sọ wípé mo ń fẹ́ lọ jẹun níta. Kì ń ṣe ohun tí mo fẹ́ran torí ọ̀nà tí wọ́n lè gbà sè eniyan, ó lè máa tẹ mi lọ́rùn tò. Kò sí, ó lẹ́yìn iyẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àléébù ló máa ń wà níbi kí n lọ dàkà jẹ. Lóòtító o yára ju kí èèyàn se oúnjẹ lọ, ṣùgbọ́n ó máa ń kó ni na owó ní ìlànà tèmi. Lẹ́yìn iyẹn, ati, kowu mi, ó máa ń jẹ́ ohun ìtìjú wípé mò ń gbé abọ́ kiri lọ ra oúnjẹ káàkiri, kò ń ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n tí ipo àbí ibi tí mo bá wà ní àsìkò yẹn tó bá gba kí n jẹ oúnjẹ níta kí n lọ sí ilé ile olóúnjẹ níta, mo máa ṣe. Torí wípé èèyàn ò lè fi ebi sínú lọ títí tí mi ò bá sí níbi tí mo ti lè se oúnjẹ. Ìgbà mìíràn ó lè jẹ́ wípé búrẹ́dì àti àkàrà ni mo máa rí tí mo máa jẹ. Ṣùgbọ́n ìgbà mí mo lè lọ sí ilé oúnjẹ láti ra oúnjẹ kí n gbé wá lé kí n wá jẹ́. Mi ò fẹ́ràn kí n jókòó sí ilé olóúnjẹ kí n ra oúnjẹ kí n sì jẹ́ ńbẹ̀. Mo máa ń fẹ́ gbé wá sílé láti jẹ ní. Èyí ni àwọn àbùdá tí èmi máa ń tún ṣe. Kò ń ṣe wípé ó jẹ́ ǹkan tí èèyàn ń fẹ́ràn tó ń ṣe ní gbogbo ìgbà torí èèyàn ní láti ṣọ́ra fún oúnjẹ. A jẹ oúnjẹ níbí, a ń jẹ oúnjẹ níbí. Kò ń ṣe wípé boyà mo kòrira oúnjẹ wọ́n àbí mo n sọ wípé oúnjẹ a jí jẹ níta kò dára. Rárá o. Oúnjẹ níta máa dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ènìyàn nílò láti fi ìwọ̀ntúnwọ̀nsí ohun gbogbo. Papà jùlọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ọkùnrin tó ń darí ilé ni. Mo máa ń fi ìwọ̀ntúnwọ̀n sí ǹkan, mi ò sì fẹ́ fi àwọn ǹkan kan ṣe ìpìlẹ̀ṣẹ̀ ayé mi. Ìgbà tí mo tiẹ síwà ní àpọ́n gan, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń se oúnjẹ tí mo máa ń da iná ní ilé ara mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Tí a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìta gbangba, ó jẹ́ iṣẹ́ tí a ń ṣe ní ìta níbi tí gbogbo ojú yóò ti máa wo èèyàn tí wọ́n ó máa rí nǹkan tí ènìyàn ń ṣe, tí ojú yóò ká èèyàn wípé kí nǹkan báyìí ni ẹni báyìí ń ṣe lọ́wọ́. Fún díẹ̀ yìí mi ò lè sọ wípé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba tara torí iṣẹ́ ìta gbangba ó máa ń gba ìmúra sílẹ̀ gidi gan. Ó sì jẹ́ iṣẹ́ tí ẹ wípé ẹni tí kò bá ní ìtìjú, tó bá ní ìtìjú kò lè ṣe. Àwọn kan wà tó jẹ́ wípé iṣẹ́ ìta gbangba ni iṣẹ́ wọn ní gbogbo ìgbà. Kò sí ọ̀nà tí wọn ó ti ṣe tí wọn ò ní ṣe ní iṣẹ́ ìta gbangba. Fún bí àpẹẹrẹ awakọ̀ àti àwọn tí ń pe ọkọ̀ sí èrò, iṣẹ́ ìta gbangba ni. Òpọ̀lọpọ̀ ojú ló máa máa rí wọn bí wọ́n ti ń pe erò sọkọ̀ àti bí wọ́n ṣe ń bá àwọn ọlọ́kọ̀ dúró já. Ìyẹn eni. Àwọn apón táyà ọkọ̀ àti àwọn arọ̀, arọ̀ irìn ta tí a tún ń pè ní wẹ́dà, àwọn ẹ náà iṣẹ́ ìta gbangba ni ó pọ̀jù nínú iṣẹ́ wọn. Oríṣìíríṣìí iṣẹ́ ìta gbangba ni. Iṣẹ́ olùkọ́ náà ó lè mú ni kí èèyàn wà ní ìta gbangba láti ṣe. Fún bí àpẹẹrẹ tí olùkọ́ lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìta gbangba láàárín àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá jẹ́ wípé a pè kan ní ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn gẹ̀ẹ́sì máa ń ṣe sẹ́mínà. Irú iṣẹ́ báyìí náà ìta gbangba ni. Oríṣìíríṣìí iṣẹ́ náà ló lè ṣe ní iṣẹ́ ìta gbangba ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba lọ títí. Iṣẹ́ mi ò dẹ́tu fi ayé gbá kí n wà ní ìta gbangba. Kì í ṣe wípé mi ò ní ìgboyà láti bá èèyàn sọ̀rọ̀ ní ìta gbangba, ṣùgbọ́n àwọn iṣẹ́ ìta gbangba ó gba ìmúra sílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò ní fetísílẹ̀ láti wo ohun tí èèyàn ń ṣe àbí gbọ́ ẹ̀kọ́ tó ń lọ. Wọn a máa ṣe oríṣìíríṣìí àwọn ohun kan òdẹ ló lè fa ìdíwọ́ àbí ìmáfarajìn tí àwọn Oyinbo ń pè ní distraction sí iṣẹ́ ẹni. Ó lè jẹ́ ariwo, ó lè jẹ́ ìjà, ó lè jẹ́ ohun tó ń jáde láti ibòmíràn wá, ó lè fa ìdíwọ́ fún iṣẹ́ ìta gbangba.

Kí ni o máa ń ṣe ní ìgbà tí o bá ń sìn? Ní ìgbà tí mo bá ń sìn, a jẹ́ wí pé mo ní àìsàn tí ó ń fa kí ikùn kú máa yọ ní imú tí ó sì máa ń fa fìnkifìnkí ní imú ènìyàn. Àwọn oloyìnbo aá máa pè ní cattarh, òun ló ń fa kí èèyàn kó máa sìn. Ọ̀pọ̀ ìgbà tó bá si jẹ́ pé èèyàn sìn, òtútù ló máa ń wọ́pọ̀ jù tó máa ń fà. Nítorí ẹ́ ni aṣọ ìgbà òtútù ṣe dára láti máa wọ̀ ní ìgbà tí èèyàn bá ń sìn. Ṣùgbọ́n nígbà to wà á jẹ́ pé èèyàn ń sìn, ohun tí èèyàn ní láti ṣe nígbà tí èèyàn bá ń sìn, òun ni kí ó kọ́kọ́ mọ òògùn tàbí ohun tí òun yóò ṣe tí ó fi máa dẹ́kun sísìn. Torí sísìn a máa fà kí àìsàn náà kò kó wọn ẹlòmíì. Tí èniyàn bá ń sìn, mo máa rí wí pé mò ń sìn sínú ìgbọ́hàn ọwọ́ mi ni. Tí mà bá kó wọn ẹlòmíì rán, mo sì máa nílò ìhùn aṣọ pélébé ìbòjú tí àwọn gẹ̀ẹ́sì ń pè ní handkerchief. Àwọn nǹkan tí èèyàn máa ń lò nígbà tí ó bá ń sìn nìyẹn. Ẹ̀hẹn, kí èèyàn máa sìn ní ìta gbangba kò ṣe ohun gídìí ṣùgbọ́n àwọn oríṣìíríṣìí tó lè fà á ni ẹ̀hùn tí ilẹ̀ ti tú rú, kí èèyàn bá fi ojú kó èéfín, pé èèyàn jẹ nǹkan alata jù, tí èèyàn bá sunkún lásan jù oo lè fà sísìn. Ẹ̀hùn, èèyàn lè fi imú kó èéfín, èèyàn lè fi imú kó erukú. Gbogbo àwọn ilé yìí ó máa ń fà kí èèyàn máa sìn kiri.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ti a bá sọ̀rọ̀ ní pa ìgbékalẹ̀ iṣẹ́, òun ni ìlànà tí a máa ń tọ̀ fún iṣẹ́. Ìlànà tí a máa gbà tí iṣẹ́ yẹn máa fi já géèrè. Ìlànà tí iṣẹ́ yóò tọ̀ tí ó fi lọ ní bó ṣe ẹ kó lọ. Gẹ́gẹ́ bí olùkọ́, ìlànà iṣẹ́ àbí ìgbékalẹ̀ iṣẹ́ òun ni a máa ń kọ́ ní ìbẹ̀rẹ̀ pẹpẹ iṣẹ́ wa. A máa ń pè eléyìí ní scheme of work or course outline ní èdè gẹ̀ẹ́sì. Tí a bá ti fẹ́ ṣiṣẹ́ la máa kọ́kọ́ kọ eléyìí kalẹ̀. Elé yìí ló máa jẹ́ ìgbékalẹ̀ ìlànà àti ìṣẹ̀tẹ̀ bí iṣẹ́ fi fẹ́ rí fún ẹ̀ àwọn àkọ́kọ́ yẹn àti nǹkan tí a fẹ́ kọ́ nígbà bayi ba ṣe máa bí i tí a máa fi bẹ̀rẹ̀ àti tí a máa parí. Í ìgbékalẹ̀ iṣẹ́ yi ná ló máa ń tọ́ka sí ibi tí a máa wò láti yọ àwọn ìbéèrè fún ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ máa dáhùn sí. So ní ìbẹ̀rẹ̀ pẹpẹ ẹ̀wnnn ìgbékalẹ̀ ẹ̀kọ́ yẹn ni a ti máa ń kọ iṣẹ́ yẹn. Tí wọ́n bá wà ní ìkẹrí ìgbékalẹ̀ ọdẹ àkọ́kọ́ ìyẹn first semester, a máa kọ́. A máa kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ yẹ ni tí ọ, ì tí wọ́n wà yẹn. A ò dẹ̀ ní fi ìkànwé kan nínú rẹ̀. So eleyii là máa kọ́kọ́ iṣẹ́ àgbékalẹ̀ kalẹ̀. La máa lé kalẹ̀, la máa lé kalẹ̀. Tí àwọn tó bá ti wá di ẹ̀www àwọn ìyàrá ìkẹ́kọ̀ọ́ kan kan, la máa sọ fún wọn pé eleyi lo kan, eléyi lo kan. Eléyìí la sọ ní ọ̀sẹ̀ tó kọjá, eléyìí la fẹ́ sọ nísìnyí.

Ṣé o ní gíláàsì òòrùn? To ba jẹ gíláàsì òòrùn tí kì í jẹ́ kí òòrùn kó wọ ojú ènìyàn mi ò ní, torí ó ní akan ṣe gíláàsì dúdú tí àwọn ènìyàn máa ń wọ̀ fún òòrùn kí òòrùn má bà wọ́ ojú, kí ó sì má bà mú ìpèlè ojú wọn kí ó dúdú. Gíláàsì kan tí mo ní ni èyí tí ó ran mí lọ́wọ́ láti kà àti láti wo ìran ní ojú a mú ohun mu aworan àti láti lé àwọn ọ̀rọ̀ tí a kọ pẹ̀lú ìpinni kéékèèké láti ribwọn ka dáadáa. Amọ gíláàsì dúdú tí a fi ń bojú nígbà òòrùn èmi kò ní. Ọ̀pọ̀lọpọ̀ mo ti rí lójú àwọn ènìyàn, ṣùgbọ́n èyí tí mò ń lò fún náà ni mo máa ń wọ̀ nígbà òòrùn ni òun, boya mo tún ń jáde náà òun ni ó máa ń wà ní ojú mi. Mo fẹ́ lè sọ wípé ìgbà tí mo bá ń sùn ni mo máa ń bọ́ ọ̀kàlẹ̀, so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni gíláàsì yìí máa ń wà ní ojú mi. Fún àpẹ́rẹ ìyàwó mi ní gíláàsì òòrùn tó jẹ́ wípé tí ó bá ń jáde lọ òòrùn ni ó máa wọ̀ sí ojú, eléyìí ó sì yàtọ̀ sí gíláàsì tí ó máa ń wọ̀ wípé ó fẹ́ fi ṣe oge. Àwọn mìíràn wà nínú gíláàsì òòrùn, nítorí pé ó máa ń ṣiṣẹ́ ìṣàáraloge, ìtumuni rẹwa sí gbogbo ẹ ni o ti wà nínú ẹ̀, ṣùgbọ́n èmi ò ní báyìí.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kìí ṣe gbogbo òun ọ̀ṣọ́ ni mo máa ń wọ̀. Kí ni a tiẹ̀ ń pè ní ohun ọ̀ṣọ́ gan-an ní pàtó? Ohun ọ̀ṣọ́ ni àwọn ohun ẹ̀yà, ara oníruru tí a ń wọ̀, tí a fi ń jẹ́ kí a túbọ̀ rẹwà sí tàbí láti mú kí ìmúra wa kó túbọ̀ yàtọ̀ kó lè pé dédé. Ní ilẹ̀ Yorùbá oríṣìíríṣìí ohun ọ̀ṣọ́ ni ó wà. Ara wọn ni ẹ̀gbà ọwọ́, ara wọn ni lọ́fíndà, ara wọn ni ìbọ̀wọ́, ara wọn tún ní fìlà wà. Kódà gíláàsì tí àwọn èèyàn ń wọ̀ lẹ́ni, ohun ọ̀ṣọ́ ni. Ayé ti di ayé íńtánẹ́ẹ̀tì dé ibi pé ọkùnrin tún wọ ẹ̀wọ̀n ìyẹrí, ìyẹn ohun etí. Ohun ọ̀ṣọ́ pé oríṣìíríṣìí, gẹ́gẹ́ bí ọkùnrin, àwọn ohun ọ̀ṣọ́ tó ọkùnrin lè wọ̀ náà, fìlà wà lára wọn. Ìlẹ̀kẹ̀ ọrùn, ìlẹ̀kẹ̀ lọ́wọ́ náà wà ńbẹ̀. Ọkùnrin ń wọ ìlẹ̀kẹ̀ sí ẹsẹ̀, kò dáa, a fi bóyá bí àwọn tó wà nínú ẹgbẹ́ kan àbí òmíràn. Ohun ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ò dáa láti fi dúró. Ní ayé àtijọ́, bí ohun ọ̀ṣọ́ bá ṣe pọ̀ lára èèyàn ló ṣe máa ń sọ irú ènìyàn bẹ́ẹ̀ sì bóyá ènìyàn pàtàkì ni àbí ìdílé ọlọ́yè ni àbí ọmọ ọba ni àbí ìdílé ènìyàn pàtàkì kan ni. Tí èèyàn bá kó ìlẹ̀kẹ̀ sọ́wọ́ tó kó ìlẹ̀kẹ̀ sọ́rùn lè jẹ́ bàbá ọlọ́yè. Ohun-- òhun ẹṣọ́ láyé ìṣìǹ yìí ló léwu ni. A sì ń wọ ìlẹ̀kẹ̀ sí ọwọ́, a sì ń wọ̀ sí ẹsẹ̀, sí rhun ọwọ́, a sì ń wọ̀ sọ́rùn. Àwọn kan ti ẹ̀ máa dàṣà, àn wọ saini, ìyẹn góòlù. Àn wọ góòlù náà sọ́rùn, ẹ̀ṣọ́ ni. Àn wọ sí ọwọ́ náà, ẹ̀ṣọ́ ni. Àwọn wọ góòlù sí etí láti fi ṣe bí i earríǹgì sí etí, ẹ̀ṣọ́ ni. Èmi máa ń wọ ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n bí ìlẹ̀kẹ̀ ọwọ́ ló pọ̀ ju àti ago. Ènìyàn kì í ṣe àwọ̀ pọ̀ ju kó máa di bí pé à amúra lòdì. Torí mi kì í-- mi ò tí ì joyè báyìí mií ṣẹ́ olóyè kankan. Ìwọ̀n tún wọn sí ni ìmúra mi máa ń yọ ní òde. Ní ìrísí mísí gbọ́dọ̀ ṣe lè fi hàn wípé mi ò tí ì ní òye pàtàkì. Torí ó ní àwọn irú ìlẹ̀kẹ̀ kan bóyá pupa ni àwọn, dúdú tó jẹ́ pé àwọn ẹgbẹ́ kan ló gbọdọ̀ wọ̀. Tí ènìyàn lásán bá dẹ̀ lọ wọ̀ kó máa ba fara e sínú wàhálà. Ẹ ṣe òun. Ló ṣe jẹ́ wípé irú òun ẹ̀ṣọ́ tèyàn bá má wọ̀ Ogbodo mo wípé eléyì tó jẹ́ pé ó wà fún gbogbo gbọ́ ni, tí ó ní fàá wàhálà tiò ní fa kí àwọn ènìyàn má fojú sí lára wípé irú ènìyàn wọn nií ṣe ní pàtó.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná ọwọ́ mìi méjéèjì mo máa ń ṣe ìtọ́jú ẹ̀ torí ní bíi ìgbà kan ni mo kẹ́kọ̀ọ́ wípé àwọn, àwọn kòkòrò àìfojúrí tí eléyìnbó máa ń pè ní germs tó máa ń fa àìsàn sí'yàn lára, ọ̀pọ̀lọpọ̀ ló máa n sá sínú èékánná tí a bá ge àbí tí kò wà ní ìtọ́jú, ó lè gba àti èékánná wọ ẹnu ènìyàn. Ara ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń gbà tọ́jú èékánná ni wípé mo máa ń fọ èékánná mi dáada. Ìyẹn ni fífo ọwọ́ mi lóorè korè. Bóyá mo ti jáde, mo ti gb'owó lọ́wó ènìyàn, mo ti f'ọwọ́ wẹ ọwọ́, mo ti bọwọ́ ènìyàn kan, tí mo bá dé ilé, ohun àkọ́kọ́ láti ṣe náà ni kí n lọ sí ibi tí màá ti fi ọṣẹ àti omi tó ń ṣàn tó ń jáde láti ẹnu ẹ̀rọ ni màá ti kọ́kọ́ fi fọ ọwọ́. Lẹ́yìn tí màá fọ ọwọ́ yẹn ni màá nu ọwọ́ yẹn tán. Ti bá ri pé mo ti di ẹ̀rọ fóònù mi mú fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, màá lọ jáde láti fọ ọwọ́ mìi torí àwon òhun kàankan báyìí ni óún fa kí germsi ma wà lówó. Ta bá sọ nípa ìtọ́jú èékánná gan gan, àkọ́kọ́ ni wípé mi kì ń jẹ́ kí ó gùn jù. Mi ò ní èékánná tí ó gùn shìòshìò tí òpòlopò kòkòrò àbí àwon oun tí fa àìsàn lè sá sínú rè. Torí náà mo máa ń ge ní àsìkò. Yàtọ̀sì gígé, mo ní ohun tí mo máa ń ri wípé mo fi máa ń kó ìdọ̀tí jáde nínú rẹ̀ tí bá ri pé ìdọ̀tí fẹ́ sá sí ínú rẹ̀, yẹn ni ti èékánná. Ọ̀nà tí mo dẹ̀ tún wipé ó dára jù láti tọ́jú èékánná ni kí ènìyàn náà máa fọ gbogbo ọwọ́ èyàn. Yálà èèyàn ti te fóònù jù tipẹ́ ni o. Yálà ó ṣẹ̀ lo ilé ìgbọ̀nsẹ̀ ni o. Yálà ó ṣẹ̀ṣẹ̀ jáde tán ó dé ni o. Kò lọ fọwọ́ torí àwọn tí à ń bá mi rìn ń ni a ti ń kó orí inú onírúurú, àìsàn àbí onírúurú àwọn kíni. Èyí tó pọn dandan tó sì dára jù ni kí a fọwọ́ wa nígbà kúgbà ká sì rí pé à ń fi èékánná lẹ̀ ní ṣoṣo tí yóò kó àwọn àrùn wọ́lé tí ó sa wọ inú bẹ́ẹ̀. Kí èékánná bá ti wà ní ìpele báyìí, kò dára. Ó máa jẹ́ ọ̀nà tí èèyàn lè gbà tọ́jú èékánná. Àwọn ìgbà mìíràn tí èèyàn bá ní ohun ìpawọ́ tí à ń pè ní hand sanitizer àbí spirit ní èdè gẹ̀ẹ́sì, èèyàn lè fi yẹn náà pawọ́ kí ó máa kóbá le lé àrùn àbí àwọn ohun tí ń fa àrùn kúrò nínú èékánná èèyàn. Ṣé.

Báwo ni o ṣe máa n dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? À, ní wọ́n máa n sọ wípé kò sí ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, ohun tí ènìyàn bá ti gbé wá sí Íńtánẹ́ẹ̀tì lẹ ẹ̀niyan fẹ́ kí gbogbo ayé mọ̀ àbí kí wọ́n bá eniyan dá sí i. Ó lójú ohun tó èmi ó ṣe gbé wá sí orí Íńtánẹ́ẹ̀tì, èmi ò n sọ ohun tí gbogbo ayé ti mọ̀ mọ́ mi wá sí orí Íńtánẹ́ẹ̀tì, mo máa n yọ ohun tí màá sọ wá sí orí Íńtánẹ́ẹ̀tì ni. Mo máa n ri wípé ohun tí èmi fúnra mi, ó jẹ́ pé boya mọ̀ kan fẹ́ gba ẹ̀wọ̀n, ṣùgbọ́n tó bá jẹ́ ohun tó níí ṣe pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àbá wọn ẹbí mi àbá wọn ará mi, mi ò kín dá sí Íńtánẹ́ẹ̀tì. So àwọn ohun ìkọ̀kọ̀ tí mo lè sọ wípé mi kí n gbé wá sí Íńtánẹ́ẹ̀tì ni àwọn ohun tó ń lọ nínú ayé mi boyà bí ọ̀rọ̀ iṣẹ́ mi kì ń ṣe ohun tí èmi fẹ́ kí Íńtánẹ́ẹ̀tì gbọ́. Ṣùgbọ́n bóyá kí n sọ, hmm, èrò mi nípa ohun tó n ṣẹlẹ̀ ní ìlú àbí mo lè ṣe ààyè sí Íńtánẹ́ẹ̀tì, èmi ò ń ko ohun gbogbo mi wá sí orí Íńtánẹ́ẹ̀tì, báyìí lemi ṣé n dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Tẹ́ni bá rí, hmm, ìpele tèmi lórí Íńtánẹ́ẹ̀tì iyẹn page mi kò lè dáá mi mọ̀ lọ títí àwa wò wọ́n díẹ̀. Ó lè jaworan tó ti ló bí i oṣù mélòó kan àbí ọdún mo ti kó síbẹ̀. Míì yá àwòrán kí n máa tò sí orí Íńtánẹ́ẹ̀tì lọ títí, mo máa ń ṣọ́ra fún àwọn ohun tí mò ń kó síbẹ̀ àti àwọn ohun tí mò ń jẹ́ kí ayé bá mi rí àbí kí wọ́n bá mi dáa sí i. Íńtánẹ́ẹ̀tì kì ń ṣe fún àtìsímánì ayé ìkọ̀kọ̀ torí gbogbo àwọn ènìyàn tó wà níbẹ̀ ló jẹ́ àwọn ènìyàn tí un o mọ̀ rí. Mi ò sì fẹ́ ohun tí ó máa fẹ ojú mi sí wọn láyé àti pé gẹ́gẹ́ bí olùkọ́, mo gbọdọ̀ fi àpẹẹrẹ rere sílẹ̀ fún àwọn ọmọ tí à ń kọ́ lẹ́ẹ̀kọ́ àti àwọn ọmọ tí à ń bí. Ẹ ṣéun.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn nípa bóyá ìlò èrò kan, ìlò ètò kan, irú àwọn àdéhùn bẹ a máa gùn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn àdéhùn nípa ilé àbí àdéhùn nípa contract tí èèyàn ń lọ fún àbí tó fẹ́ ṣe, èmi a máa kàá. Bóyá mo gba ilé lọ́wọ́ ènìyàn, à ń pe nǹkan ní àdéhùn láàárín onílé àti ayálégbé, ìyẹn ni tenancy agreement. Mo máa ń fi ara balẹ̀ ka àwọn àdéhùn torí láti ní mọ̀. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé tí mo jẹ́ àti, hm, olùkọ́, mo mọ̀ wípé kíka àdéhùn a máa yọ áwọn èèyàn kúrò nínú wàhálà torí ó lè ṣèṣe kí o bá ohun tí o ò nífẹ̀ẹ́ sí pàdé kó le ṣàlàyé wípé irú elé yìí ń kọ́, ẹ jẹ́ ká wá, a tún ṣe sí i. Àìka àdéhùn kéyàn sì gba wípé ohun gbogbo tí wọ́n bá sọ síbẹ̀ ni ó dára ni ó pẹ́. Tó bá ṣẹ̀yìn wá tí kò pẹ́, kò sí ohun tí o lè ṣe sí i. Mo máa ń fi ara balẹ̀ ka àwọn àdéhùn, pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú owó àbí ìgbésí kan tí mò ń gbé lọ́wọ́ tí ó sì jẹ́ wípé, ẹ́, mi ò fẹ́ ní ká bà mọ́ àbí kí ń rí pé mo ṣe àṣìṣe lórí ẹ̀. Màá ka àwọn àdéhùn yẹn dáadáa ní ọ̀nà tó tọ́.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Irú bàtà tí mo fẹ́ràn láti máa wọ̀, ó níí ṣe pẹ̀lú irú òde àbí irú aṣọ tí mo fẹ́ wọ̀ jáde. Ṣùgbọ́n o ni awon bàtà kan tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà kò sí òde àbí aṣọ tí èèyàn fẹ́ wọ̀ tí wọ́n ò ní ba lọ. Irú àwọn bàtà bí palm tí a ń pè ní palm ní èdè gẹ̀ẹ́sì, àwọn bàtà bí half shoe, àwọn bàtà bi sneaker tí a fi ń ṣe eré ìdárayá, tí a fi ń sáré, tí a fi ń ṣe ìfòsókè àti àwọn oun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà tó bá jẹ́ wípé mo kò fẹ́ jáde ní pé bí mo fẹ́ lọ ibi fàájì ni mo fẹ́ lọ ṣe ìdárayá, ó lè jẹ́ wípé àwọn bàtà bí sneaker be yen ni mo máa wọ̀ sí ẹsẹ̀. Tó bá wa jẹ́ wípé irú pé mò ń lọ sí ibi ìdánilẹ́kọ̀o, o ṣe ṣẹ́, kó jẹ́ pé kòkó shoe ni màá wọ̀ ṣẹ̀ṣẹ̀. Kò sí àwọn bàtà tí ó dára fún àwọn òde wọ̀nyí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà palm ni ó pọ̀jù nínú àwọn bàtà tí èmi ní tín baa wọ ilé mi, tín baa fi máa ka palm mẹ́wàá kín tó ka shoe bí méjì torí ó rọrùn láti wọ ṣẹ̀ṣẹ̀, ó sì máa ń fúyẹ́ ní ẹsẹ̀ kó bá wàhala dè tí èèyàn máa ma du okún tín wà ní sneaker abí shoe láti so pọ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún kérésì, gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn onígbàgbọ́ Kristẹni, ọdún kérésì ni ọdún tí a máa n palẹ̀mọ́ fún tí a sì máa n ṣe jù. Yàtọ̀ sí ìyẹn, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọdún kérésì ni mo máa n gba àwọn ènìyàn lálejò tí máa dáná, tí máa ṣe fílé ro ká, tí máa fi ọ̀nà roka ti máa kọtí sílé tí gbogbo ènìyàn ó wá bá mi jẹ, tí wọ́n wá bá mi mu. So àkókò kérésì, ọdún kérésì tí ń máa n ṣẹlẹ̀ ní oṣù Kejìlá ọdọọdún ni èmi fẹ́ràn jù lọ. Àsìkò yìí mo máa ti gba ìsinmi ní ilé ẹ̀kọ́ mi, mo ti máa gba ìsinmi gẹ́gẹ́ bí olùkọ́ àti bí akẹ́kọ̀ọ́. Mo ti máa ní àǹfààní láti lè gbaradì fún. Àsìkò yìí náà ni mo máa n rí àwọn mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tí ó ti pẹ́ tí mò tíì rí, àsìkò yìí ni mo máa n rí wọn dáadáa. Lá le sọ̀rọ̀, lá le jíró, lá le gbìyànjú, lá le bá ara wa sọ̀rọ̀. So kérésì jẹ́ ọdún tí èmi fẹ́ràn jù lọ. Tí ó bá ti ń súnmọ́ ni mo ti máa n gbaradì, mo ti máa bẹ̀rẹ̀ sí ní máa fílé pọ́n tí ma ti máa fi ọ̀nà roká ni ma ti máa gbaradì fún. Gbogbo ọdún tó kùú náà lọ́dún, ni mo sì máa ń ṣe, ni mo máa bàwọn èyàn yóòrì rẹ̀ ọdún àwọn Mùsùlùmí, iléyá máa bá wọn dá sí, máa bá wọn yọ, máa bá wọn jó, máa bá wọn mu, máa bá wọn ṣe. Ṣùgbọ́n ọdún kérésì ló kàn mí gbọ̀ngàn tí ó sì jẹ́ dọ̀ndọ̀ndọ̀ndọ̀n ni mo máa n ṣe ló sì jẹ́ pé mi ò kí n fi falẹ̀ rárá. Àwọn ènìyàn ní àdúgbò àti lójúlùmọ̀ ni wọ́n mọ̀ wípé ó jẹ́ ọ̀kan pàtàkì ọdún tí mo kọ́dún tí mo sì máa n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Ọlọ́run sì máa ń bá. Lẹ́yìn ọdún kérésì ni mo tún le mú ọdún tuntun. Ọdún tuntun yẹn, mo máa ń kó àwọn ìyàwó àti ọmọ lọ sí ọ̀dọ̀ àwọn òbí. Níbẹ̀ ni a ti ṣe ọdún láá ti rí àwọn ẹbí tàá ti rí ti pẹ́, láti jọ yọ, láti jọ faramọ́ra, láti jọ ṣeré, láti jọ dámọ́ra, láti jọ ṣàwàdà. Ọdún kérésì àti ọdún tuntun òhun ló máa ń jẹ́ ọdún méjì tí mo fẹ́ràn jù tí mo sì máa ń fi ìfọkàn sí báálọ̀ tí mo jẹ́ wípé tí ó bá ti ń súnmọ́ ni inú mi máa n dùn ni ara mi a máa yá gágá láti tètè darapọ̀ láti kópa nínú ọdún kérésì yìí. Mo fẹ́ràn rẹ̀ gan lọ́pọ̀lọpọ̀. Kódà ó mi ò kí n fẹ́ fi ṣeré rárá.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Rírọrùn ni Gẹ̀ẹ́sì àwọn olóyìnbo ń pè ní snoring. Èmi kì ń rọrùn nítorí pé mi ṣe-- èmi gbàgbọ́ pé àwọn tí ó bá sanra, tí wọ́n sanra ni wọ́n máa ń rọrùn. Mi ò rọrùn, lóòótọ́ náà àwọn kan wà tí wọ́n sanra tí wọ́n máa ń rọrùn. Y' ala wí pé boya wọn ní kàtá àbí wọ́n ti ṣe wàhálà. Ṣùgbọ́n èmi kì ń rọrùn. Mo máa ń sùn ní wọ̀rọ̀wọ̀rọ̀ ni. Mo sì jẹ́ ẹni kan tí kì ń sùn wọ̀ra. Tí ó jẹ́ wípé tí mo bá gbọ́ ariwo kékeré àbí tí mo-- tí ǹkan kan ní ilẹ̀ àgbègbè tí mo sùn, ó lè ta méjì. Mi ò-- tu wá jẹ́ ẹni tó fẹ́ràn kí èeyàn máa rọrùn sùn. Mo fẹ́ kí ènìyàn kó máa sùn ní wọ̀rọ̀wọ̀rọ̀, ní ṣiṣẹ́ǹtẹ̀lé. Mi ò fẹ́ ohun tí bí ariwo àbí ǹkan tí yóò dá mi láàmú. Mi ò fẹ́ràn kí ènìyàn máa rọrùn sùn. Mo máa ń sùn wọ̀rọ̀. Eléyìí jẹ́ ohun tí èmi fúnra mí mọ̀ tí àwọn ènìyàn tí wọ́n sì máa ń wà níbẹ̀ nígbà tí mo bá ń sùn àbí tí wọ́n rí mi tí mò ń sùn tán máa ń jèrè sí wípé tí mo bá ń sùn mi ò kí ń rọrùn àti wípé mi ò ń sùn wọ̀ra kí n gbàgbé gbogbo akíndà ara mi. Mo máa ń sùn ní ọ̀nà tí yóò gbá ro ènìyàn lọ́rùn tí kò ní fi ara ni ènìyàn bóyá ẹni kan sùn ti yan lẹ́gbẹ̀ẹ́ àbí ẹni kan wà tósì tí èeyàn ma máa fi ariwo dàá láàmú. Ohun mi máa ń lọ ní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mi.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo máa ti lọ sí àgọ̀ rí. Àgọ́ àwọn ọlọ́pàá wà tí mo ti lọ wo ènìyàn mi tí wọ́n mú, tí wọ́n fi ẹ̀sùn kan sí. Mo ti lọ sí àgọ́ àwọn tí ń sin ìgbà ẹ̀wọ̀n tí à ńpè ní àgọ́ àwọn ẹlẹ́wọ̀n. Mo ti lọ sí ibẹ̀ náà rí. Kò ṣe ibi tí inú ènìyàn máa ń dùn àbí tí ènìyàn fẹ́ máa ń léra ẹ̀ nígbà gbogbo. Ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ sí ènìyàn àbí ènìyàn tó súnmọ́ ènìyàn. Bóyá ọ̀rẹ́ ni, ẹbí ni, ojúlùmọ̀ ni, ará ni o lè gbé ènìyàn lọ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ènìyàn lè lọ ṣe ìgbà sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀, ní irú àgọ́ yẹn. Ó lé jẹ pé ènìyàn lọ dúró gẹ́gẹ́ bí onídúró, pé ènìyàn sì gba irúẹ́ni bẹ́ẹ̀ lẹ́kùkú ni ọwọ́ wọn. Yálà wọ́n fi ẹ̀sùn tí ó mọ́wọ́ ni àbí ó bá ènìyàn ní gbólóhùn asọ àbí ó jà àbí ó ní irun ààyè dé kan pẹ̀lú ènìyàn ló gbé tí àwọn ọlọ́pàá wa gbé lọ sí àgọ́ wọn. Mo ti dé àgọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọdún tó sì kọjá, mo sì dé àgọ́ bí ẹ̀mẹ́ta lórí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ omi tó mi ò tó. Ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan pẹ̀lú òun àti onílé rẹ̀ tí ó ń jẹ lówo oṣù tó pẹ́ ni ó tún gbé mi dé àgọ́ ní ọdún tó kọjá yẹn. Oríṣìíríṣìí ọ̀rọ̀ ló lè gbé ènìyàn dé àgọ́, bó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ là má ń gbà wípé ká má ṣe rí ogun tó máa gbé ènìyàn dé àgọ́. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ rẹ̀ bá dé náà, ènìyàn máa dà si nígbà tó bá ti jẹ́ ènìyàn lo ṣẹlẹ̀ sí i. Ó ti ṣẹlẹ̀ sí mi náà, ṣùgbọ́n ọdún tó pẹ́ nígbà tí mo tiẹ̀ ṣẹ̀ wà ní májẹ̀mú sí nìyen, kì í ṣe ní ọdún yìí àbí ní àsìkò yìí. Kò sí ohun tí mo lè fi taratara sọ ìṣẹ̀lẹ̀ náà àti wípé ìpínlẹ̀ tó ti ṣẹlẹ̀ ó jína sí ìpínlẹ̀ tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ojoojúmọ́ kọ́ ni mo máa ń ṣiṣẹ́, mo máa ń ní àwọn ọjọ́ ìsinmi tí mi ò kí ń fi wákàtí kankan ṣiṣẹ́ àfi ií tó bá wù mí. Ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ olùkọ́, mo lò tó wákàtí mẹ́jọ sí mẹ́fà nígbà mìíràn. Ọ̀pọ̀ ìgbà mo lè máa lò ju wákàtí mẹ́rin lọ. Tí a wà yìí, ìdánwò ni wọ́n ṣe. Wákàtí mẹ́rin sí mẹ́fà ni mo máa ń lò. Wọ́n lè ní ìdánwò bí mẹ́ta, méjì àbí ẹyọkan. Tó bá jẹ́ ìdánwò kan ni wákàtí méjì ni wọ́n ní láti fi ṣe ìdánwò náà. Ohun tí mo sì ní láti ṣe ni kí n wo mọ́jútó bí wọ́n ṣe ń ṣe ìdánwò wọn kí n ríi wí pé ó lọ ní ṣíṣe n tẹ̀lé, kó si pé wọ́n ń jíra àwọn ohun àbí wọ́n ń ṣe ẹh, àwọn wàhálà àbí wọ́n ń ba àrawọn rojọ nínú eh yàrá ìdánwò. Lẹ́yìn tí wọ́n bá parí ìdánwò, kí n dá èsìn ìdánwò lọ́wọ́ wọn, kí n kó sí ọ́fíìsì, kí n ṣetán àti fún wọn ní ẹh ẹbun tí ó tọ̀ eniyẹn láti máàkì rẹ̀ fún wọn ni. Ó ní àsìkò ìdánwò yìí, wákàtí méjì sí mẹ́rin sí mẹ́fà ni wọ́n máa ń lò. Àwọn wákàtí náà ni mo sì máa ń fi ṣiṣẹ́. Mo máa ń lo ju bẹ́ẹ̀ lọ, mo lè lo wákàtí méje, mo lè lo wákàtí mẹ́jọ ní, ní ibi iṣẹ́ ní ọjọ́ báyìí. Ni àwọn ọjọ́ báyìí ní àwọn àkókò báyìí. Ijọ́ mi mo sì lè lo ju, mo lè máa lo ju wákàtí méjì lọ. Ṣùgbọ́n wọ́n tí ń ṣe àṣepààrì ìdánwò báyìí, ó ṣe é ṣe kí ó tó, kí àwọn wákàtí tí màá lò kí ó máa tó yẹn mọ́. Ṣùgbọ́n iṣẹ́ mi ò ní wákàtí tó níí ṣe pẹ̀lú pé ó mú ní ojoojúmọ́ ni mo gbọ́dọ̀ lò bí i wákàtí mẹ́jọ àbí mo gbọ́dọ̀ lò mẹ́wàá. Rárá, òníye wákàtí tí mo lè lò tí ó sì ní kí n ju báyìí lọ tàbí lè jẹ́ wí pé mo lè lo wákàtí mẹ́fà lẹ́yìn kó di ọ̀la kó jẹ́ wákàtí mẹ́rin màá lò kó eẹ́ di ijọ́ mìíràn kó jẹ́ wí pé mi ò tiẹ́ni ní àǹfààní láti lọ sí ibi iṣẹ́ fún nǹkan kan.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ jẹ́ oríṣi ọbẹ̀ kan tí mo fẹ́ràn láti máa jẹ. Mo ti sọ síwájú, mo fẹ́ràn láti máa jẹ ọbẹ̀ ẹ̀fọ́ púpọ̀. Mo sì fẹ́ràn ẹ̀fọ́ gẹ́gẹ́ bí oúnjẹ. Mo lè jẹ lásán, mo lè fi jẹ ìrẹsì, mo lè fi jẹ òkèlè, bí isẹ́mu, bí wíìtì, bí fùfú, bí àmàlà fùnfun, iyen láfún. Torí láfún jẹ́ oúnjẹ ìpínlẹ̀ tí mo ti wà iyẹn Ẹ̀gbá. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kí n sọ àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi tí mo fẹ́ràn, wọ́n pọ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ úgú, tó jẹ́ wípé àwọn Ìgbò wọn wu le máa ń jẹ ju. Mo fẹ́ràn gbúre, mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, mo fẹ́ràn ṣọkọ, mo fẹ́ràn ẹ̀fọ́ àbáláyé, mo fẹ́ràn ẹ̀fọ́ ẹlẹ́mi méje, ẹ̀fọ́ kajá oríṣi ẹ̀fọ́ bí mélòó pọ̀. Nítorí ẹ̀fọ́ jẹ́ ohun oúnjẹ kan tí ó máa ń ṣe ara lóore gidi gan. Ó da fún gbogbo ara. Báwa kí èèyàn tí ẹ máa jẹ ohun ọ̀gbìn àti ohun ewé yàtọ̀ sí ohun tí à ń ṣe pẹ̀lú flour táa ń dín mìdí mìdí yẹn kò da fún ara tó. So ẹ̀fọ́ jẹ́ nǹkan tó ń ṣe ara lóore. To wá jẹ́ nípa ìbéèrè ó pọn dandan fún mi láti sọ wípé ẹ̀fọ́ kan pàtó tí mo fẹ́ràn jù, ìyẹn máa jẹ́ ẹ̀fọ́ àbáláyé. Ẹ̀fọ́ àbáláyé ni. Torí ní ìgbà tí mo wà kékèrè, ó jẹ́ ẹ̀fọ́ tí ìyá mi fi ojú mi mọ̀. Tí ó jẹ́ mo lè sọ wípé òun ni ẹ̀fọ́ tí mo kọ́kọ́ kọ́ bí wọ́n tí ń sè àti ìlànà tí à ń gbà ṣe tí ó fi ń dùn. Bí ó jí mi lójú orun, pé óyá, gbé pọ́ọ̀tù ka ináà kò ṣe ẹ̀fọ́ àbáláyé. Ojú ìrọ̀run ló bá dé fún mi, iyẹn nípa ẹ̀fọ́ àbáláyé. Ẹ̀fọ́ kan náà wa tí à ń pè ní amúnútutù. A máa ń fi ẹ̀gúsí sè é ni. Ó súnmọ́ ẹ̀fọ́ gbúre lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó yàtọ̀. Ó sì máa ń dùn. Kó fẹ́ ẹ sí ẹ̀fọ́ tí ń korò, kó dára ẹ̀fọ́ tí a pè ní ewúro tó ń korò gan, ó ti ní ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe tó jẹ́ wípé ó máa ń padà dùn ni. Ẹ ṣé.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oríṣiríṣi àkàrà ni ó wà ní ilẹ̀ Yorùbá. Àwọn tí a máa ń fi ẹ̀wà ṣe wà, àwọn tí a sì máa ń lo flour òyìnbó ṣe, òun náà wà. Ṣùgbọ́n èyí tí a ń fi àkàrà ṣe, tí a ń fi ẹ̀wà ṣe, òun ni ó wọ́pọ̀ jù. Ọ̀nà tí a dẹ̀ sì ń gbá ṣe kò jọ ara wọn. Àwọn àbájáde oúnjẹ tí a máa ń bá jáde níbẹ̀ náà kò wọ́pọ̀. Fún àpẹẹrẹ, èyí tí a bá fi àkàrà ṣe, àkàrà tí a bá fi ẹ̀wà ṣe, ó jẹ́ àwọn àkàrà bí àkàrà tí a dín nínú epo oró tàbí epo. Lẹ́yìn tí a ti lọ ẹ̀wà pẹ̀lú ata àti àlùbọ́sà papọ̀, á ro dáadáa kí ó bá lè túkúná yàtọ̀. A ó máa wá mọ ní, ẹ ò ní pélépélé, a máa sọ sí inú òróró ẹ̀yí òmíràn wà tí à ń pè ní mọ̀í-mọ̀í tó jẹ́ wípé óhun máa ń dàbí wípé a pòpọ̀. Lẹ́yìn tí a pòpọ̀ táa fi maggi ti tán, àwa á sọ sí inú ọ̀rá. Taa bá dé sí inú ọ̀rá báyẹn ni a máa gbé lé iná tí omi máa wó mọ, tí òru máa mú. Tí òru bá ti mu, a jí iná. Èyí ni à ń pè ní mọ̀í-mọ̀í. Elé yì gan ni mo fẹ́ràn jù àkàrà lọ. Torí ìgbàgbọ́ àwa Yorùbá ni wípé àkàrà jẹ́ ohun tí a máa ń ṣe fún àwọn òkú àbí fi ṣe sàárà. Ó ti ẹ̀ jẹ́ láyé òde ni wọ́n ti ń tà káàkiri ṣùgbọ́n èmi ò fẹ́ràn láti máa ra àkàrà jẹ. Mo máa rà jẹ ní ẹẹ̀kan kan kọ́ ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ràn láti máa jẹ. Ṣùgbọ́n ẹ̀ mọ̀í-mọ̀í ká ṣe nílé, a lè fi mu ògì, ká fi mu kókò, a lè fi jẹ búrẹ́dì, a lè fi mu gààrí, a tún lè jẹ lásán. Ìyẹn ni pé kí èèyàn ṣàn. Ìyẹn ni àkàrà oúnjẹ tí èmi fẹ́ràn láti máa jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó dẹ̀ jẹ́ wípé mo mọ̀ ṣe dáadáa tí mo lè pèló rẹ̀, tí mo lè ṣe alààyè bí a ti ń ṣe láti ibẹ̀rẹ̀ títí dé òpin. Tí ẹniyàn bá pé mi nígbàkúgbà wípé báwo lo ṣe máa ṣe? Òun náà ni pé kí ẹni náà kó ra ẹ̀wà kí ó bò. Bí bó yẹn ni wípé kó rẹ́ sómi kí gbogbo epo ara ẹ̀wà yẹn kí ó bó tán. Láyé òde ni a ti ń lo ẹ̀rọ tó fi ń lọ́ta, a ti fi ń bò kí ó lè yà. Lẹ́yìn tí a bá ti bó tán, a máa tú rẹ sómi, á rọ̀ dáadáa dáadáa. Lẹ́yìn tó bá rọ̀, la máa wá ata, la máa wá àlùbọ́sà, la máa wá tàtàṣẹ́, la máa wá bí a fẹ́ fi edé síi ni àtàwọn èròjà mìíràn tí ó máa jẹ́ kó dùn la máa wá, la máa lọ lọ̀. A lọ tí ó kúná. Lẹ́yìn tí a bá lọ lọ la máa ro papọ̀. A fi ẹyin tí a ti bọ̀ si, a fi ẹja si, a tún fi edé si, a fi àwọn oríṣiríṣi tí ó máa jẹ́ kó dùn ni a máa fi si. Lẹ́yìn tí a bá ti wá ṣe, a máa wá pọ́n. A lè lo ewé, ṣùgbọ́n láyé ìsìn tí ewé ò rọrùn láti rí, a lè pọ̀ sínú nylon tí a bá ti pọ̀n tán. A so, a dín kókò, a máa sọ sínú omi gbóná ẹ lẹ́ẹ̀yọ kọ̀ọ̀kan. A sọ sínú omi gbóná ẹ, a máa máa sọ sínú omi gbóná ẹ, a máa máa sọ sínú omi gbóná ẹ, a máa sọ sínú omi. Inú omi gbóná ẹ ni a ti wó. La wó la máa de, la wó mọ. Inú omi gbóná ẹ là tí màá máa yọ ẹ́ wò. Tó bá ti jí iná là máa tú, a máa rí bí ó ṣe máa rí. Ó máa ń dùn lẹ́nu púpọ̀, ó dẹ̀ dára. Ìyẹn ni ti àkàrà, ti àwọn oúnjẹ àkàrà tí à ń fi ẹ̀wà ṣe. Òun dẹ̀ jẹ́ eléyì tí èmi fẹ́ràn jù tí mo kúndùn gan tí mo máa ń jẹ. Ọ̀nà púpọ̀ tí à ń gbà ṣe òun bí owó bá ṣe wà lọ́wọ́ ẹ̀yàn tí èèyàn lè ra èròjà tí yóò mú un dùn ni èèyàn yóò ṣe lè ṣe.